Bẹ́ẹ̀ni, èmi máa ń fi túrarí dáradára ní ilé tiwa nbi báyìí nítorí pé túràrí jẹ́ ǹkan tí a máa ń lò fún awa mùsùlùmí púpọ̀. Bẹ́ẹ̀ ni a máa ń fi túràrí ní ibi báyìí. Èmi fẹ́ràn láti máa fín túràrí tá ń pè ní túràrí tá ń pè ní inside side over. Tùràrí jẹ́ nkan gídì tá lè máa lò ní gbogbo ìgbà àti ní ọ̀pọ̀ ìgbà.

Bẹ́ẹ̀ni, owó tí mò ń gbà ó dára tó, mo sì fẹ́ràn owó tí mò ń gbà ní ibi iṣẹ́ mi. Owó tí mò ń gbà ó mọ́ mi lójú mí ó ṣe sì ní nǹkan kan lá pàtò tí mi ò fi hàn nípa owó náà. Owó náà ń jẹ́ owó tuntun mi tí mo lè sì máa rí lọ́pọ̀ láwọn ọdún tó kù ní. Mo fẹ́ràn owó tí mò ń gbà dára dára àti ní àsìkò tí mo máa ń gbà dára dára.

Àwa máa ń pè é, èmi ò kí ń pín owó iná pẹ̀lú èèyàn kankan. Èmi nìkan ni mo máa ń dáṣọ owó iná, nítorí pé owó iná mi kò wọ́pọ̀, torí pé pé a ò kí ń lo nǹkan tó máa ń jẹ iná púpọ̀ ní ilé tí wàá ń bímọ. Owó iná jẹ́ nǹkan tí èèyàn le máa san pèlọ́rẹ̀ẹ́ but, ṣùgbọ́n èmi nìkan ni èmi ń dáṣan tọ́dọ́ mi ní a room tọ́dọ́ mi, torí pé owó iná tọ́dọ́ mi kò sì pọ̀ rárá, ó sì jẹ́ nǹkan tí mo le san fún alárin.

Rárá o, èmi ò tíì fún ìyàn ní ẹ̀jẹ̀ rí, bòtí bá ní àǹfàní láti fún ìyàn tó jẹ́ ẹbí mi, màá lále, màá lè fún ọ ní ẹ̀jẹ̀ mi nítorí pé ẹ̀jẹ̀ wa papọ̀ ní, ní, ní àdúgbò wa, ní ìdílé wa níbi báyìí. Èmi á sì àǹfàní báwo àwọn ọmọ sì lè fún àwọn, àwọn àgbálégbé mi àwọn mọ̀lẹ́bí mi ní ẹ̀jẹ̀ mi láti wò fún nǹkan tí kankan bá ṣẹlẹ̀, a gbàdúrà pè kí kankan ò ní ṣe wá. Ò, èmi láǹfàní láti fún ẹni tó ṣíná mi ní ẹ̀jẹ̀ mi tó bá tẹ́jú a bá bára wa lọ.

Èmi máa ń gé irun tó lọ mí ní ọ̀sẹ̀, ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tàbí ẹ̀ẹ̀kan ní ọ̀sẹ̀ méjì tàbí ẹẹ̀mẹrin àbẹ́ẹ̀mẹ́ta ní oṣù kan. Èmi máa ń gé irun mi ní ọ̀dọ̀ ibi tí a ti máa ń gé irun tó ń pè ní ọ̀dọ̀ onídìrí tí a ti máa ń gé irun tu wa. Ọ̀dọ̀ oní gẹrí gẹrí tí a bá ti ń gé irun tu wa. Ó ní owó tí ó gara, owó tí ó gara púpọ̀ àti owó tí ò náání nínú owó púpọ̀ rárá. Àbí owó bí i ẹgbẹ̀rún náírà la ti máa ń gé irun. Irun bíbà yìí torí pé.

Etí gbọ́ ti Òràìmọ̀ tọ́n ń pè ní headset Òràìmọ̀ tàbí ti etí, etí gbọ́ ti tọ́n ń pè ní TWS tí a máa ń lò níbi ba yìí. Headset tí, tí a ń pè ní etí gbọ́ jẹ́ nnkan tó da, tí ò dẹ sí rorun, sí eyàn láti máa lò ní a-níbi tí agbègbè tí ariwo bá wà tàbí tí ariwo pupo bá wà láti fi gbọ́ nǹkan. Ènìyàn le máa lo etí gbọ́ ní gbogbo igba láti máa gbọ́ àwọn nǹkan kan tàbí nǹkan mìíràn tí a bá wà níbi tí ariwo bá pọ̀.

Ní àwọn òṣìṣẹ́, nítorí pé èmi jẹ́ administrator clerk ní ibi iṣẹ́ mi, èmi a máa darí àwọn òṣìṣẹ́ kéékèèké, àwọn òṣìṣẹ́ tó jẹ́ pé wọ́n ò ní ní certificate ti ibi iṣẹ́ wa, èmi ó máa ma darí wọ́n nítorí pé èmi a máa jẹ́ clerk administration. A fi máa ma darí àwọn òṣìṣẹ́ kéékèèké tàbí àwọn òṣìṣẹ́ tó ṣẹ̀ṣẹ̀ dé sí ilé iṣẹ́ tiwa. Èmi n ṣiṣẹ́ ní ilé iṣẹ́ tó ń ta ìjà abáyé, tó ń ta oja tó ń tùntà. Ni èmi ti n ṣiṣẹ́, èmi n ṣiṣẹ́ ní.

Wọn bí mi ní oṣù February, oṣù kejì nínú ọdún ẹgbẹ̀rún méjì, ẹgbẹ̀rún méjì. Wọn bí mi ní oṣù, oṣù kejì ọdún. Tanpé ní oṣù February naa bí èmi sí ayé yìí, mo sì fẹ́ran oṣù mi dáradára. Nítorí pé oṣù tó bí mi nìyẹn. Òun nìkan ni mo fẹ́ràn jù. Mo dè fẹ́ran oṣù mi dáradára. Oṣù tí mo fẹ́ràn jù ni, oṣù, oṣù February ni mo fẹ́ràn jù. Oṣù tó bí mi ni oṣù February.

Èmi máa ń mu coffee ní ẹẹkan kan ní ibi iṣẹ́ tàbí ní ilé. Èmi ò dè máa ń mu coffee ní ẹẹkan kan bọ̀. Mo fẹ́ràn láti máa ń mu tea ju coffee lọ, bọ̀ mo máa ń mu coffee lẹ́ẹ̀kan kan. Coffee jẹ́ ǹkan tí mi ò mọ fẹ́ràn púpọ̀ bọ̀. Wọ́n máa ń ṣe, wọ́n á ṣe gbìyànjú láti mu lẹ́ẹ̀kan kan. Tea ni èmi fẹ́ràn jù dára dára. Mo fẹ́ràn tea ju coffee lọ, bọ̀ mo máa ń mu tea ní àìmọye ìgbà bọ̀ Mo máa ń mu coffee ní ẹ̀ẹ́kan kan ní ibi iṣẹ́ tàbí ní ilé tàbí lójú ọ̀nà. Mo tún máa ń rà tí mo dẹ̀ tú máa ń mu.

Mi kì í kọ ìwé pẹ̀lú ọwọ́ bù, ṣùgbọ́n èmi máa ń ka ìwé pẹ̀lú o, máa ń ka ìwé. Èmi ò kí ń ṣẹ ẹni tó máa ń kọ ìwé. But mo ní ẹni tí mo mọ̀ tó máa ń kọ ìwé dáradára, but ẹni ọ fi bẹ̀ mọṣẹ́, ó kọ ìwé rẹ̀, tí ó máa ń kọ kò da púpọ̀. Ó máa ń kọ ìwé kéékèèké. Èmi ò ṣe ẹni tó máa ń kọ ìwé but mo máa ń ka ìwé púpọ̀. Mo de ṣì máa ń ra ìwé láti kà, mo dè sì máa ń ka àwọn ìwé kéékèèké mi ní orí i ṣẹ́, lórí fóònù tèmi àbí lórí kọ̀ǹpútà. Ibẹ̀ ni èmi tí máa ń ka àwọn ìwé, bọ̀ èmi ò kí ń ṣe ẹni tó máa ń kọ ìwé.

Èmi mo ibí ta tí ń wẹ̀ inú tọ́ílẹ́tì tàbí bathroom la ti máa ń wẹ̀. Bẹ́ẹ̀ ni, emí mọ ibí ta tí máa ń wẹ̀. Inú bedroom la ti máa ń wẹ̀ ní ojoojúmọ́. Bẹ́ẹ̀, ibẹ̀ la ti máa ń wẹ̀. Inú ilé ìwẹ̀ la ti máa ń wẹ̀ pẹ̀lú ọṣẹ tàbí kọ̀nkọ̀n tàbí jacuzzi àti konkon. Ibẹ̀ ni a ti máa ń wẹ̀ ní ojoojúmọ́.

Mo máa ń wọ bàtà slippers tí à ń pè ní slide, mo de sì máa ń wọ bàtà bí boot, bàtà omi, bàtà iṣẹ́, mo máa ń wọ àwọn bàtà, bàtà ìjáde, mo máa ń wọ bàtà, bàtà ìgbàlódé tí à ń pè ní canvas àti sneakers. Àwọn brand, àwọn tó ń ṣe bàtà tí mo máa ń wọ̀ náà n pè ní Nike, Adidas, Balenciaga. Àwọn oruko báta tí mo máa ń wọ nìyẹn.

Bẹ́ẹ̀ni, èmi fẹ́ràn láti máa rin òkè but, mi ò mọ bí ta ṣe le rín irin òkè ní àdúgbò tí wa nbíbai. But mò máa fẹ́ràn láti ṣe ní ọjọ́ kan. Mo, mo sì máa máa wo ọjọ́ tí mo lè ṣe. Ìrìn òkè dáa fún àwọn ìyá, a sì máa máa rí nǹkan táàrí rí ní agbègbè wa. Èmi ó máa ní àfààní láti máa rin òkè láì pátápátá ní isẹ́ tàbí tí mo bá.

Rárá òwe, èmi ò ní ìròrá láti ìpà tá máa sọ̀rọ̀ wájú àwọn ènìyàn. Èmi lè sọ̀rọ̀ wájú àwọn ènìyàn tó pọ̀, ní jẹ́ pé èmi ò ní ìròrá láti máa sọ̀rọ̀ wájú àwọn ènìyàn. Èmi jẹ́ ẹni tó ní àkọ́ tó na kíkanjú tó dé jàfáfá láti máa sọ̀rọ̀ wájú àwọn ènìyàn tó pọ̀ nígbà gbogbo àti níbi tó yẹ àti níbi tí ò yẹ nígbà gbogbo ní ojoojúmọ́. Èmi ní ability.

Emi maa n wá, ì ní, ǹkan tí emi maa n wá nínú osiṣẹ́ tuntun jẹ́ pé oṣisé tó bá jáfáfá, oṣisé tó bá ní akínkanjú, oṣisé tí o bá ní ìmẹ́lẹ́ láti ṣiṣẹ́, oṣisé tó máa tètè dé ibi ṣẹ́. Ǹkan tí emi maa n wá ní ní ara òṣìṣẹ́ nìyẹn, osiṣe tuntun tó bá le jàfáfá, tí ó ní akínkanjú, tí ó dè kí n pẹ́ dé ibiṣẹ́, tó dè ṣi lẹ̀ ṣiṣẹ́ ní gbogbo ìgbà.

Ọwọ́ ọ̀tún lẹ mi máa ń lò, èmi ò fẹ́wà láti máa lo owó sì. Tí bá fẹ́ jẹun, ọwọ́ ọ̀tún mo máa ń lò, tí bá fẹ́ gbe nǹkan, ọwọ́ ọ̀tún mo máa ń lò. Èmi ò ṣe ẹni tó máa ń fi owó osì ṣe nǹkan rárá. Ọwọ́ ọ̀tún mi ni màá ń fi kọ ìwé, tí mo má ń fe se gbogbo nǹkan tí mo máa ń ṣe ní ojújúmọ́ ní ibi iṣẹ́ tàbí ní ilé. Èmi ò fẹ́wà láti máa lo owó sì ráráárárá.

Èmi máa ń wo ẹ̀rọ amóhùnmáwòrán tí bá fẹ́ sùn. Mo máa wo àwọn fíìmù tó, tó wù mí láti máa wò lórí Netflix tàbí lórí Movie Box àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn fíìmù, àwọn fíìmù tó dùn, fíìmù Amẹ́ríkà, ti Nàìjíríà àti, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo máa ń wò kí ó tó sùn, mo sì máa ń gbádùn rẹ̀.

Ìbáṣepọ̀ tèmi pèlu olórí isẹ mi ó jẹ́ ìbáṣepọ̀ tó dá láàrin ọ̀gá àti ọmọṣẹ ilé isẹ mi. Mo, mi ò kí ń kọ̀rọ̀ sí ọ̀gá ilé isẹ́ mi lẹ́nu, ohun tó bá sọ ni mo máa ń tẹ̀lé, mo sì máa ń tẹ̀lé bi ohun na se máa ń ṣiṣẹ́ rẹ̀. Òun ló jẹ́ kí n jẹ́ nínú àwọn òṣìṣẹ́ gidi tí ó rí àánú gbà ní wájú, ó.

Mo fẹ́ran àwọn àbúrò mi jù nítorí wípé àwọn àbúrò mi, àwọn ni wọ́n, àwọn ní ìgbà tí bá ní ìṣòro a máa wá sí mi, ọ́à wọ́n máa, wọ́n máa fún mi ní ìrànlọ́wọ́ àtàwọn òbí mi náà ó maa ràn mí lọ́wọ́. Gbogbo ìgbà tí wọ́n bá tí ní ìṣòro máa sọ ìṣòro mi fún wọn wọ́n sì máa ràn mí lọ́wọ́. Nítórí rẹ mo ṣe fẹ́ràn àbúrò mi púpọ̀.

Mo fẹ́ràn láti máa mú àwọn elérìndòdò tó dára bí i Fanta, Coca-Cola, Pepsi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn elérìndòdò yìí ó máa ń jẹ́ kí n ní ọ̀kan ọ̀kan tó balẹ̀ tí bá mú ní, tí bá mú àgàgà tí mo máa ń fẹ́ràn rẹ̀ ní tútù tí bá mú, ó máa ń jẹ́ kí àyà mí wálẹ̀.

Mo ní kọ̀npútà ìgbàlódé tí orúkọ rẹ̀ ń jẹ́ Dell. Lórí Dell yìí, fingerprint ni, ìyẹn túmọ̀ sí wípé mo lè máa tẹ̀, mo lè máa tẹ̀ lójú láì tẹ bọ́tíìnì, àwọn bọ́tíìnì tó máa ń bẹ ìsàlẹ̀ rẹ̀. Dell ni kọ̀mpútà tí mo máa ń lò. Ó dé, òun mo dẹ̀ sí wípé ó dájú nínú kọ̀mpútà tó, tó wà láyé yìí.

Èmi fẹ́ràn láti máa tójú ọkò mi dáradára. Miì kìí fẹ́ kí epo kó máa kí ìyà epo máa jẹ wọ́n. Mo máa ra epo fún ọkọ mi ní ẹ̀meejì l'ọ́sẹ̀. Mo sì máa ra epo bíì ẹgbẹ̀rún márùn-ún, ẹgbẹ̀rún márùn-ún lọ́jọ́ Sátidé àti lọ́jọ́ Ìṣẹ́gun tó gbé ọkọ mi.

Mo máa ń ṣe ìdárayá, mo máa ń ṣe ìdárayá bí i kí ma gbá bọ́ọ̀lù, kí ma gbá bọ́ọ̀lù, kí ma ṣeré, kí ma gbá bọ́ọ̀lù, kí ma sáré, kí ma sáré, kí ma gun kẹ̀kẹ́. Àwọn ìdárayá yìí ó máa ń jẹ́ kí ara mi kùnà dáradára.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù. Òtútù àdúgbò ní agbègbè tọ̀ dọ̀wa ó, o pọ̀ gan. So, mi kì n jẹ́ kí aṣọ òtútù jẹ́ mí ní iyà rárárárárara. Mo ní, mo ní oríṣiríṣi tó máa, tó máa ń jẹ́ kí ara mi, ká, ká ra mí sílé tí ìgbà òtútù bá dé. Nítorí rẹ̀ mo ṣe máa, nítorí rẹ̀ mo ṣe ní pé dandan ni kí n ní nlé.

Mo máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi ní, ní ilé ìdárayá bíi páàkì, bíi owó bí i, èmi àtàwọn mọ̀lẹ́bí mi a jọ máa lọ bẹ́ẹ̀ ní láti òwúrọ̀, a sì máa dárayá, a máa ṣeré, a máa wo sinimá. Ìyẹn túmọ̀ sí wípé fíìmù a máa wò, a sì máa gbádùn ara wa tí tó máa fi dálé.

Mo máa ń rántí àwọn àdéhùn mi pẹ̀lú àláàmù tí mo máa ń ṣe sórí fóònù mi. Mo máa ń kọ àwọn alarm, màá ṣe àwọn àláàmù yìí kí wọ́n máa rán, wọ́n máa bá mi rántí àwọn àdéhùn mi. Nítorí wípé kò da kí ọmọ ẹ ja àdéhùn pẹ̀lú èèyàn. Àwọn àláàmù mi ó lè máa sọ ìgbà tí i, kí ohun máa máa rán mi létí kí màá máa gbàdéhùn ẹni tí bá ní pẹ̀lú ẹnikẹ́ni kẹ́ni.

Èmi máa ń bá àwọn ẹlẹgbẹ́, ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́ pẹ̀lú ọkàn kan pẹ̀lú iyọ̀. Nítorí wípé ta, ta bá, ta bá wà divided kò ní dá, kò ní múṣẹ́ yá. Ta bá ń ṣe papọ̀, ta bá wà papọ̀ ni ó máa jẹ́ kí iṣẹ́ yà gán. Nítorí rẹ̀, mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ mi ṣe, máa ń bá àwọn ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́ pẹ̀lú ọkàn kan, pẹ̀lú ìdùnnú.

Èmi ò kí ń má mu òògùn lójojúmọ́ nítorí pé mi ṣe aláìsàn bẹ́ẹ̀. Ẹ̀ẹ̀kan kan bóyá ẹ̀ẹ̀mejì lọ́dún mo máa ń ní àìsàn nítorí wípé ẹ̀jẹ̀ nítorí wípé èmi ò kí ń ní àìsàn láti kékeré. Mi ò dẹ̀ kí ń má lo òògùn. Àwọn òògùn tí mo máa ń lò bíi òògùn orí fífọ́, inú rírun ní mo máa ń lo kò dẹ̀ kí ń ṣe ojojúmọ́ ni mo máa ń lo àwọn òògùn wọ̀nyí.

Mo ti lọ sí òde rí nígbà tí àwọn, àwọn ẹ̀gbọ́n mi wọ́n ń ṣe ìgbéyàwó. Òde náà dùn. Mo dẹ̀ í máa ń lọ sí àwọn òde bẹ́ẹ̀, àwọn òde míì bíi òde àjoyọ̀ ọjọ́ ìbí, òde òkú, òde ìgbéyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo máa ń lọ sí òde, mo dẹ̀ fẹ́ràn òde dáradára.

Mo fẹ́ràn kí n máa ya àwòrán nítorí pé àwòrán yìí máa ń jẹ́ kí ń rántí, mo ń rántí ara mi nígbà tí mo ń rántí bí mo ṣe rí nígbà tí mo ya àwòrán náà. Àwòrán mi wà tẹ́kẹ̀ẹ́ mo ti já ní láti ìgbà tí mo wà ní kékeré. Ó sì máa ń rántí bi ẹwà inú mi dè sí máa n dùn tí bá ń rí àwọn àwòrán yìí nítorí ẹ́, mo se fẹ́ràn kí n máa ya àwòrán.

Mo, mo máa ń lọ, mo kẹ́yìn ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé ìkàwé ni, ni bí ọdún márùn-ún sẹ́yìn nítorí wí pé mo ti sẹ-- ni nítorí wí pé mo ti parí ilé-ìwé mi, ìyẹn kò se jẹ́ kí ń máa kàwé bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n mi mi, mi kì í máa lọ sí ilé ìkàwé nítorí wí pé mo ti nílé tòdò mi, mo sì máa ń kàwé tòdò mi nínú yàrá mi.

Mo fẹ́ràn kí n kọ ìmọ̀ ẹ̀rọ tí ẹ́ tí ẹ́ ń jẹ́ wípé kọ̀ǹpútà nítorí wípé gbogbo ayé ti dẹrọ́ nítorí pé ayé kọ̀ǹpútà ni ayé dà wáa ń lò sún. Ó dẹ́wùn mí kí n fẹ́ran kọ̀ǹpútà púpọ̀ púpọ̀. Mo fẹ́ran kọ̀ǹpútà. Ó dẹ́wùn mí kí n kọ láìpẹ́ láìjìnnà, olórun á rànmí lọ́wọ́ á ràn mí lọ́wọ mo ti wo dé máa kọ ẹ̀rọ kọ̀ǹpútà.

Bẹ́ẹ̀ni èmi jẹ́, àwọn èmi jẹ́ èèyàn tí wọ́n máa ń ṣe ètò nǹkan nítorí wípé èmi ò fẹ́ kí ǹkan rí bá, bá ṣubàṣu nítorí pé mo fẹ́ kí ǹkan ní ètò kó dá ká àwọn èèyàn rí kó rí pé ó dá. Ti bá jí lórùrọ máa ṣe, tó bí mo fẹ́ ṣe ọjọ́ mi kí ọjọ́ mi máa, kí n má pàdá, kí n má pàdá regret wípé mi to ọjọ́ mi dáadáa.

Temí bá ti dé láti ibi iṣẹ́ mi ní àṣálẹ́, màá kokọ lo ṣọ́nra, màá wẹ̀, màá jẹun, tí m bá ti jẹun, èmi àti àwọn mọ̀lẹ́bí mi á máa bọ́ sí ilé yàrá ìgbàlejò wa, a sì jo máa wo tẹlifíṣàn, ẹ̀rọ amóhùnmáwòrán ní alaalẹ́, a sì máa gbọ́ kókó ìròyìn ti ilẹ̀ wa.

Mo máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣìná mi nígbà tí mo bá wà, tí bá wà pẹ̀lú ara mi lásán, tí bá wà lásán níbi kan. Nítorí pé ẹ̀rí ọkàn, ó máa ń sọ, ó máa ń, ó máa ń sọ fún mi pé ṣé màá rántí àwọn ọ̀rọ̀ àṣìná mi, àwọn ọ̀rọ̀ tí mo ti, àwọn ọ̀rọ̀ àṣìná. Mo máa ń rántí téèmi nìkan bá wà, màá ronú.

Èdè tó Wùnmìkín fẹ́ kọ́ ó pọ̀ gan, ṣùgbọ́n èdè kan tó Wùnmìkín fẹ́ kọ́ ni èdè Faransé, ìyẹn jẹ́ French. Ọ̀pọ̀lọpọ̀ àwọn, àwọn orílẹ̀-èdè ló ń sọ èdè French. Kí èmi náà, tí èmi náà bá lọ síbẹ̀, mo máa ní àǹfààní, kí èmi náà lè ní àǹfààní láti máa sọ èdè wọn tí n bá dé bẹ́ẹ̀ nítorí ẹ́ lo se Wùnmì kín sọ èdè Faransé.

Mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ní ọjọ́ Satidé. Nítorí wípé mi kì í lọ sí ibiṣẹ́ níjọ́ náà, mo máa tún gbogbo inu ilé mi ṣe. Mo, mo dè, mo lè máa ṣe ní ọjọ́ Sátidé, ọjọ́ Satidé mo máa ń sábà ṣe. Ìgbà mí mo lè sun sí ọjọ́ Sọ́ńdè tí ara, tí ara bá rẹra. Nítorí àmọ́ ṣe máa ṣe lójo Satidé.

Ẹ̀mi kì í bínú tí bá wà nínú ọkọ̀ nítorí pé ó lè fa ìjàmbá orí títì. Ẹ̀mí ò dẹ̀ fẹ́ kí n jẹ́ èèyàn tó wà nínú ìjàmbá orí títì. Mo máa ń gbàdúrà sọ lọ́run wípé Ọlọ́run jọ̀ọ́ máa yẹ kí í ní ìjàmbá orí títì, nítorí pé èmi kì í bínú inu mọ́tò. Tí inú bá bí mi, màá páàkì lẹ̀, máa rora jókòó, mo dẹ̀ máa calm down.

Èmi mọ̀ bí a ti ń ka àwòrán ilé nítorí wípé iṣẹ́ kọ́lekọ́le engineering lè mí ń ṣe. So tó bá gbé àwòrán ilé ilé wa, tó bá ti gbé wá kò ní jẹ́ ìṣòro fún mi nítorí pé nǹkan tí mo ti ṣe láti kékeré mi ló dẹ̀ síti wà nínú ọpọlọ mi. Ò mi dè lè gbàgbé. So bóróbó báyìí ni mo máa ka àwòrán ilé.

Mo mú káàdì iṣẹ́ nítorí pé àwọn èèyàn, àwọn ọlọ́pa pàápàá àwọn ọlọ́pa tó bá wà láàárín ọ̀nà, wọ́n máa ń bèrè nípa káàdì ibi iṣẹ́ èèyàn kí wọ́n máa ma lọ jẹ́ olè. Nítorí ẹ́sítétì tí mò ń gbé ò ní láti fi káàdì ìdánimọ̀ wọn ọ̀rẹ́ ibi tó ti ń ṣiṣẹ́ kó tó le wọ inú kọ́pínì tí mo ti ń ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni.

Mo ni gíláàsì oọ̀rùn nítorí pé ó máa ń kọ́, ó máa ń bo ojú mi, láì láì ó máa ń bo ojú mi lọ́wọ́ òorùn, ó máa ń gba ojú mi léè lọ́wọ́ òorùn nítorí pé tí bá ń bọ̀ láti ibi iṣẹ́, òorùn yẹn ó máa ń ní agbára gan. Só mo máa ro ra wọ gíláàsì oọ̀rùn mi nítorí rẹ̀ kò ní jẹ́ kí oòrùn pa mi lójú. Nítorí rẹ̀ kò ní jẹ́ kí òorùn pa mi lójú.

Mo mọ bi a ti ń ya àwòrán nítorí pé láti kékeré mi mo máa ń bá àwọn àbúrò mi àtàwọn ẹ̀gbọ́n mi ya àwòrán ní ọjọ́ ìbí wọn wọ́n sì máa ń fẹ́ràn rẹ̀. Nigbati o— nígbàtí èmi náà bẹ̀ẹ̀rẹ̀ sí ní ma dàgbà, mo mọ, mo kọ́ bá ṣe ya àwòrán díẹ̀ nítorí pé ó dáa kí èèyàn náà mọ iṣẹ́ kan kí ó máa mọ iṣẹ́ kan lásán péré, so mò mọ bó ṣe ń ya àwòrán.

Mo máa ń ṣẹ́ ní wákàtí mẹ́jọ lójoojúmọ́. Wákàtí mẹ́jọ yìí kò pọ̀jù fún mi nítorí wípé láti ago mẹ́sàn-án àárọ̀ títí di ago mẹ́fà ìrọ̀lẹ́ nígbà mí, ìgbà mí ago márùn-ún, ìgbà mí ago mẹ́rin ṣùgbọ́n gbogbo ìgbà mí ṣùgbọ́n ní àìmọye ìgbà ni mo máa ń jáde ní ago mẹ́rin àbí ago mẹ́ta.

Ẹ̀mí ò kí ń ṣiṣẹ́ ju wákàtí lọ nítorí pé iye ìgbà tó n bá san owó fún mí náà ni iye ìgbà tí mo máa ń ṣiṣẹ́. Ẹ̀mí dè ni iṣẹ́ ẹ̀mí tí mo máa ń ṣe tí bá ti dé láti ibi iṣẹ́ mi, mo máa lọ mójútó bí i kí máa ta ọjà. Tí nbá ti ta ọjà náà, owó tí nbá pa, màá fi kún owó, owó tó máa ń fún mí lẹ́yìn oṣù, màá fi tọ́ àwọn mọ̀lẹ́bí mi.

Mo fẹ́ràn láti máa pa owó pamọ́ àti kékeré ni ìyá mi ti ra kóló fún mi ta máa ń tọ́jú owó sí ká máa pa owó pamọ́ nígbà ọdún, a sì máa kówó wá jáde, owó a sì máa pọ̀, a máa fi ra nǹkan tó bá wù wá nítorí rẹ̀. Mo fẹ́ràn kí n máa fowó pamọ́ gan. Àìmọye àjọ tí mo máa ń dá tó jẹ́ pé ìgbà tí kò bá sí ǹkan kan lọ́wọ́ mi ohun ni mo máa ń fi gbéra tó jẹ́ àwọn ènìyàn ò ni mo.

Mo máa, bi mo sì máa ń kọjú àwọn ìṣòro mi ní ibi iṣẹ́ ni wípé máa lọ sí ọ̀dọ̀ Ìmáàmù wa, máa, máa bèrè ọ̀rọ̀ tí mo lè ṣe tí bá rí ọ̀rọ̀ tó takókó lójú mi ní ibi iṣẹ́ mi. Máa bèrè si, Ìmáàmù wa yóò dẹ̀ fi ọ̀rọ̀ ọmọlúàbí tán mi ní inu. So tí bá ti ní ìṣòro, máa lọ bá àwọn àgbàgbà gbà ládùúgbò.

Èmi máa ń fún àwọn òṣìṣẹ́ mi nígbà míì ní owó àfikún nítorí pé tó bá ṣiṣẹ́ kárakára, tó bá sì mú òré mi wú, èmi a máa fún wọn ní owó iṣẹ́ sì. Nítorí wípé, kí nu wón máa dùn kọ́ ba lè máa ṣiṣẹ́ púpọ̀si púpọ̀si kí ìtẹ̀síwájú máa wà nínú ilé iṣẹ́ mi. Nítorí è ni mo se máa ń fi owó àfikún.

Témi bá fẹ́ tọrọ àforíjì, màá kọ́kọ́ gbàdúrà lórú mọ́jú mo. Màá tọrọ àforíjì lọ́dọọ Ọlọ́run, mo sì máa ṣe àwọn sàárà, màá fún àwọn tí wọ́n ò ní lọ́wọ́. Màá, màá, màá gbàdúrà púpọ̀ kọ́ lọ́hùn dá tí mi, mo sì máa ṣe sàárà. Sàárà náà màá fún àwọn tí wọ́n ò lọ́wọ́. Mo máa dẹ̀ sọ fún wọn wípé kọ ṣàdúrà fún mi, màá lọ bá àwọn ìmáàmù mi náà kọ ṣàdúrà fún mi.

Èmi máa ń lọ sí ilé ìjọsìn nítorí pé kò da kí eeyan mọ pá, kí eeyan pa iṣẹ́, kí pa Ọlọ́run tì nítorí iṣẹ́. Nítorí pé Ọlọ́run ni pèsè gbogbo ẹ. So mo máa ń lọ sí ilé ìjọsìn ní gbogbo ìgbà. Nítorí pé Ọlọ́run ló jẹ́ kí n wà láyé. Mo sì máa ń dupe fún Ọlọ́run. Mo máa ń lọ sí ilé ìjọsìn dáradára ní gbogbo ìgbà. Nítorí ẹ mo ṣe máa ń lọ síbẹ̀.

Tí èmi bá fẹ́ dá wọn fọ́ọ̀nù níbi iṣẹ́, màá kọ excuse, excuse àwọn tí wọ́n ń bẹ ní agbègbè mi. Mo dẹ̀ sí máa gbé fóònù, màá bá ẹni ẹ sọ̀rọ̀. Kánípé ibi tí iṣẹ́ dí ni, màá rora ṣọ fún ẹ ní yen kó pè mí padà nítorí pé ọwọ́ mi dí nígbà tí mo bá ń ṣiṣẹ́ lọ. Ṣùgbọ́n ìgbà tí, tí mo bá lẹ́sìbí tí bá ń iṣẹ́ lọ, mo máa gbé ọmọdé, màá bá ẹni ẹ sọ̀rọ̀

Èmi máa ń gun alùpùpù ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nítorí wípé alùpùpù ní ọ̀nà tí kò da, ó máa ń tètè kọjá ju mọ́tò lọ nítorí rẹ̀, mo máa ń gun alùpùpù lọ sí ibiṣẹ́. Mi kìi n fẹ́ kí n pẹ́ dé ibiṣẹ́ mi lójoojúmọ́ kí àwọn ọ̀gá mi kọ́n máa bàa lọ faini mi nítorí rẹ̀ mo se máa ń gbé alùpùpù ní gbogbo ìgbà ṣùgbọ́n alùpùpù náà kò da t'eyan ọ bá ń gbé níbi tí ò da.

Èmi máa ń ka àwọn ímélì mi ní ọjọ́ Sátidé tí n bá ráyè. Mo sì máa ka àwọn tí mo máa dálohun mo màá dálohún, àwọn tí mo dẹ̀ máa, tí mo dẹ̀ máa delete, mo máa delete rẹ̀. Mo dẹ̀ máa ka, máa dáhùn àwọn, máa ṣe tán àwọn ímélì mi ní ọjọ́ Sátidé. Àwọn tí mo bá dẹ̀ fẹ́ fi ìwé ránṣẹ́ sí wọn, màá ṣe é lórí fóònù mi.

Ẹ̀, ẹmi ò ní orúkọ iná gíjẹ nítorí pé míì ṣe ọmọ burúkú. Orúkọ iná gíjẹ, mo, nítorí ẹmi ì ṣe fẹ́ kí a máa lo iná gíjẹ nítorí pé mo fẹ́ káwọn ènìyàn máa pè ní orúkọ mi gangan. Orúkọ iná gíjẹ kò jẹ́ orúkọ mí. Mi lè fẹ́ káwọn ènìyàn máa fi orúkọ tí ò ṣe tèmi máa pè mí gbogbo.

Ìrìnàjò mi lọ sí, lọ sí ibi iṣẹ́ máa ń gba bí i, bí i míníìtì mẹ́wàá nítorí wípé ilé iṣẹ́ mi ò, ó jìnnà dí, díẹ̀ sí àdúgbò mi. Ìgbà mí mo máa gbé àlùpùpù kéékèèké tètè dé ilé iṣẹ́ mi. Ṣùgbọ́n, míníìtì mẹ́wàá, ìṣẹ́jú mẹ́wàá péré mo máa lò dé ibi iṣẹ́ mi. Ìṣẹ́jú mẹ́wàá, ìgbà mí mò le lo ìṣẹ́jú mẹ́jọ.

Èmi máa ń jẹ nǹkan bí Àmàlà, ẹ̀bà àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ọ̀sán bí ìrẹsì, sìpàgì àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí wípé tí bá lọ jẹ àwọn àmàlà nǹkan kan lálẹ́ kò ní jẹ́ kí n sùn. Ṣùgbọ́n tí bá ti jẹ́ látọ̀sán ó máa tètè digest. Ìgbà mí tí nǹkan fẹ́rẹ́fẹ́ bá wù mí jẹ máa jẹ ìrẹsì.

Èmi ò tíì lu etí mi rí nítorí wípé èmi ò kín ṣe ará obìnrin tí ó máa ń lu etí. Àwọn ẹni tó bá filé jẹ́ ọkùnrin tó bá lu etí, àfikún irú ọkùnrin náà jẹ́ pàǹdùkú nítorí pé kò jẹ́ ki ọmọlúàbí ọkùnrin kó máa lu etí rẹ̀ nítorí wípé kì í ṣe obìnrin. Ọkùnrin tó bá jẹ̀ lu etí rẹ̀, ìwà òṣhi ná ń wò ó yen.

Isinmi ounjẹ ọ̀sán mi kò ń gba àsùkò púpò àràrarà, bíi wákàtí kan péré ni wọ́n máa ń gba ìgbámí bí i ìsẹ́jú, ìsẹ́jú ogún ìgbámí, forty minutes bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nítorí wípé tí n bá fẹ́ sinmi oúnjẹ fẹ́rẹ́fẹ́ máa n fẹ́ràn láti jẹ lọ́sàn-án, ìyẹn de maa n tètè digest.

Ìgbà tí mo kẹ́yììn súkún ni ìgbà tí mo wà ní kéke ré. Ígbà tí mo wà ní yunifásítì. Ntorí wípé ijó náà, ijó náà jẹ́ ijó kíkorò fún mi nítorí pé ijó tọ, to fún wa ni ẹ̀sámù ká ṣe. Mi ò ṣe dáadáa rárárara n nú ẹ̀sámù náà. Ọ́un ni mo fi súkún gbẹ̀yìn. Lẹ́yìn ìgbà náà mo bẹ̀rẹ̀ sí máa ṣe dáadáa nínú ẹ̀kọ́ mi.

Èmi ò mọ àmì ìràwọ̀ mi nítorí pé èmi ò kí ń gbé àwọn orú nǹkan báyẹn sí ọkọ̀ mi nítorí pé kò wúlò fún mi. Àmì ìràwọ̀ mi kò jẹ́ ǹkan tó ṣe kíni fún mi, èmi kan mọ ń gbàdúrà sọ́lọ́hun, kí Ọlọ́run máa ṣe. Èmi ò dẹ̀ mọ àmì ìràwọ̀ mi nítorí pé mi ò kí ń gbé àwọn ǹkan kan bẹ́ẹ̀ sókàn mi.

Mo máa ń rí ìpèsè pẹ̀lú àwọn ohun èlò mi nígbà tí, ti mbá ṣiṣẹ́ tí bá gbówó òṣù mi ìgbà mí tí ní ṣọ́ọ̀bù níbi tí mo ti máa ń tajà nígbà mí, mo máa rí àwọn owó mi tó kí n máa fi pèsè ohun èlò mi, mo sì máa ń tọ́jú owó nígbà mí sí ilé ìfowópamọ́, òhún náà mo fi máa ń rí àwọn ohun èlò mi.

Ẹ̀mí ò kí ń na ara mi, n'toripe mo fẹ́ràn ara mi púpọ̀. Mo sì máa ń ra àwọn nǹkan bí i kẹ́rẹ́ẹ̀mù kí máa fẹ́ pa ara mi, kí ara mi máa dán. Ẹ̀mí ò fẹ́ràn kí n máa na ara mi rárá, nítorí pé tí bá na ara mi, ó lè ba gbogbo ara mi jẹ́. Àwọn èèyàn dẹ̀ sí máa máa fi ojú tió dáa wò ni. Nítorí ẹ̀mí kò fẹ́ràn kí n máa na ara mi.

Mo fẹ́ràn láti máa lọ sí etí òkun pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi nítorí wípé ta bá lọ síbẹ̀, a tègún tuntun n bẹ́ ní etí òkun, a sì máa gbádùn àmàṣéré pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi ní etí òkun. Àwọn gbogbo igba mo sì máa n ya àwòrán ní etí òkun náà. Etí òkun máa jẹ́ kí, tí n bá ti ní, tí n bá ti fẹ́ sinmi nígbà ìṣimin máa lọ síbẹ̀

Èmi fẹ́ràn àjọ̀dún iléyá nígbà tí a máa ń lọ sí ọ̀dọ̀ bàbá wa tá a máa ń ṣe ọdún, a sì jọ máa ṣeré, a máa dàpara, a jọ máa dára wáyá nígbà tí mo ń kékéré àjọ̀dún iléyá èmi àtàwọn ọmọ ọmọ, ẹ́, grandpa mi la jọ máa lọ síbẹ̀. A máa gbá bọ́ọ̀lù, a máa sáré, a máa ṣeré àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nítorí iléyá mo fẹ́ràn jù.

Èmi fẹ́ràn ìrọ̀lẹ́ nítorí pé ìrọ̀lẹ́ jẹ́ ìgbà tí òòrùn bá ti wálẹ̀ láti ibi iṣẹ́ ṣùgbọ́n àárọ̀ kùtùkùtù. Òtútù máa ń fẹ́ tẹ̀lé àárọ̀ kùtùkùtù wá torí rẹ̀ ìrọ̀lẹ́ má, ìrọ̀lẹ́ máa wà pa, ó máa wà dáadáa ni. Máa jókòó síta pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi ní ìrọ̀lẹ́, a máa dàpara, ẹjọ́ máa ṣe rí nítorí pé ìrọ̀lẹ́ ni mo fẹ́ràn jù. Àárọ̀ kùtùkùtù máa n, máa máa lọ sí.

Ìgbà tí mo kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù ni ìgbà tí mo wà ní kékeré nígbà tí mo tẹ̀lé ìyá mi lọ sí ọjà. Ìgbà yẹn, a fi rí ọkọ̀ akẹ́rù kan tó rán wa lọ́wọ dé àárín ọjà níbi tí ìsọ̀ màmá mi wà láti ń ta ọjà. Ìgbà tí mo wà níbí ọmọdún márùn-ún, mo gun ọkọ̀ akẹ́rù gbẹ̀yìn.

Èmi máa ń ṣe ìpè fídíò pẹ̀lú àwọn, àwọn ọmọ mi tán bá ń bẹ ní, tán bá ń bẹ ní hósítẹ́ẹ́lì tàbí, tany bá ń bẹ ní hósítẹ́ẹ́lì tàbí ọ̀nà jínjin nítorí pe mo máa fẹ́ràn láti máa rí ojú wọn bí wọ́n ṣe ń ṣe àti àwọn tó wà ní agbègbè wọn náà. Nitori rẹ mo ṣe máa n ṣe ìpè fídíò ni gbogbo igba. Mo sì fẹ́ràn ìpè fídíò náà.

Omi tí mo máa ń mu ní ojoojúmọ́ ó pọ̀ tó bi lítà márùn-ún tàbí mẹ́wàá torí pé wọ́n-- torí pé dókítà mi sọ fún mi wípé omi ó dára fún ara, ó dé-- ó dé máa ń-- ó dé máa ń-- ó dé máa ń dènà àìsàn, kò kí ń jẹ́ kí àìsàn. Omi de da fún ìlera wa. Omi a máa jẹ́ kí ara wa máa gbó kékeré. Ohun-- ẹni tó ń fún bá gbè kò da kí ọ̀fun máa gbẹ̀yìn.

Èmi máa ń múra, màá wọ aṣọ tó dára, màá wọ bàtà náà tó dára, mo sì máa ń sọ̀rọ̀ tó dá-- mo sì, mo sì máa, mo sì máa sọ, mo sì máa ru gbin, màá sọ̀rọ̀ tó dára sí oníbàárà náà. Mo máa tún ara mi ṣe, màá lo lọ́fíndà náà. So ma, máa dẹ̀ rí ọ̀rọ̀, máa dẹ̀ tó ọ̀rọ̀ gidi, màá ti kọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ̀lẹ̀. So tí bá dé ọ̀dọ̀ oníbàárà mi, mo kàn máa sọ ni.

Èmi kò fẹ́ràn wíwo ìràwọ̀ nítorí pé ọ̀pọ̀ ìgbà ni mo máa ń wà lé pẹ̀ láwọn mọ̀lẹ́bí mi lálẹ́. A máa ń wo ìròyìn lórí àti àwọn ìdárayá bí i fíìmù, fíìmù, géèmù, bọ́ọ̀lù ati bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. La máa ń wò lórí sípì láwọn mọ̀lẹ́bí. Ẹ kọ̀nkan ni mo máa ń dúró síta mi diẹ̀ kí n wò ìràwọ̀. Fóònù mi ni mo máa ń tẹ̀

Èmi máa ń ka ìwé mi léwu ọgbà nítorí wípé ìwé yóò máa ń fiyàn ní ìmọ̀ kúnkún. Ṣùgbọ́n àtìgbà tí fóònù ti dé, mo sì le tẹ nkankan lórí Google. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà mi ò fi ìwé kíkà kalẹ̀ nítorí àwọn ìwé kan wà tó jẹ́ pé kò sí lórí fóònù mi tó máa ń fún'yàn ní ìmọ̀ gidi àti bí èèyàn ṣe le kọjú ìṣòro.

Ọ̀rọ̀ ǹnkan tó máa ń mú mi rẹ́rìn-ín púpọ̀ nítorí o, ọ̀rọ̀ àpárá ló máa ń sábà mú mi rẹ́rìn-ín ntorí pé mo, mo fẹ́ ntorí pé ọ̀rọ̀ àpárá jẹ́ ọ̀rọ̀ tó máa ń mú ni rẹ́rìn-ín ṣùgbọ́n èmi ò kí ń rẹ́rìn-ín lápọ̀jù nítorí pé ọ̀dẹ̀ ni ló máa ń rẹ́rìn-ín ni a, láàpọ̀jù. Mo kò máa ń rẹ́rìn-ín mú ṣẹ́ díẹ̀díẹ̀ tàbí kí ń r--, rara fẹyín.

Ó wùn mí kín lọ sí ìlú òyìnbó ní ìgbà ìsinmi mi nítorí pé ìlú òyìnbó jẹ́ ìlú tó yẹ pé. Ibi ìdárayá pọ̀ níbẹ̀ ṣùgbọ́n owó kékeré kọ́ ni wọ́n fi ń lọ sí ìlú òyìnbó. Ìsinmi tí mo fẹ́ ṣe ó wùn mí kí n lọ sí ìlú òyìnbó nítorí pé ìlú òyìnbó jẹ́ ìlú tó gbọ́rọ̀ tó dá ṣùgbọ́n ní ìlú Nàìjíríà yìí àwọn ìjọba ò ṣe dáadáa.

Tí èmi bá ti sín báyẹn, mo máa nu gbogbo ojú- gbogbo ọwọ́ mi àti ojú mi pẹ̀lú tissue paper, mo dẹ̀ máa fi sanitizer sí i. Tí bá ti fi sanitizer, mo kàn máa, mo kàn máa gbàdúrà pé Ọlọ́run o ṣé o, nítorí pé àwọn ẹlòmí tí sín tó dẹ̀ fi kú báyẹn. Máa nu agbègbè mi àti àwọn ibi tó bá ti bá tún rò pé ibi nǹkan tí mo sín dé pé, nítorí pé ó lè fa ìnfection.

Ìgbà tí mo, ìgbà tí mo kẹ́yìn rìnrìn àjò ni ìgbà tí mo wà ní, ìgbà ní oṣù mẹ́fà sẹ́yìn nígbà tí mo wà ní ibi iṣẹ́ marketing. Nítorí pé a ní láti lọ sí àwọn ìlú ìmíì ká lọ fi ọjà tí mò ń tà, ká lọ fi han àwọn tó wà ńbẹ. Nítorí pé a fẹ́ àwọn distributor tí màá máa bá wa gba ọjà wa tọ́sẹ̀ amáta.

Etí mi dára nítorí pé ọ̀pọ̀ ìgbà ni mo máa ń kó etí mi. Mi n dẹ̀ kí máa yọ etí mi sílẹ̀ tí n bá n wẹ̀, mo máa fọ̀ dáradára, mo sì máa tún ṣe. Mo máa fi cream pa mo dẹ̀ máa n kó etí mi ní gbogbo igba. Ìgbà míì, mo máa lọ sí ọ̀dọ̀ àwọn dókítà ki wón bá mi wò boya ìṣòro kankan wà ní etí mi. Nítoríẹ̀, mo se máa ń kó etí mi, nítoríẹ̀ letí mi dẹ̀ ṣe dára.

Èmi má ń béèrè lọ́wọ́ ọ̀rọ̀ lọ́wọ́ àwọn ènìyàn nítorí pé èmi ò fẹ́ kí sọ̀nù tí bá ń lọ sí agbègbè tí mi ò bá mọ̀ rí. Tí bá dẹ́ ti bèèrè ọ̀nà láwọn lọ́wọ́ àwọn ènìyàn, mo sì máa fún wọn ní ẹ̀bùn kékeré kan bí ẹgbẹ̀rún náírà, bí àádọ́ta náírà, ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí pé èmi ò fẹ́ kí sọ̀nù. Ẹni tó bá sọnù ò lè mọ̀

Èmi máa ń fọ ọkọ̀ mi lóju, ọkọ̀ mi lójoojúmọ́ nítorí níbi ọwọ́ ago mẹ́rin máa ti jí, máa tètè jí, máa fọ ọkọ̀ mi, máa túnra ṣe gé tó lọ sí ibi iṣẹ́ nítorí pé ọkọ̀ mi tí bá file gbe lọ sí ibi iṣẹ́, àwọn òṣìṣẹ́ mi ó máa ń jíwo ni, wọ́n sì máa ń jelos mi fún ọkọ̀ mi nítorí pé ọkọ̀ mi ló dára jù, ló yẹ kí ẹ ṣe wà ní condition gidi ní gbogbo.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn alábàáṣẹ́ mi pọ̀, ó jẹ́ ìbáṣepọ̀ tó dára. Mo sì máa ń bá wọn dá pàrà mí dẹ̀ kí n ṣí wọn lẹ́nu iṣẹ́. Tí a bá parí iṣẹ́, ìgbà míì a jọ máa wọnú ọkọ̀ mi lọlé, máa dà ja wọn sílé. Ìgbà míì a jọ máa ríra lẹ́yìn ibi iṣẹ́ níbí à lọ́jọ́ Satide. A jọ máa ṣeré, a jọ máa dárayá, a jọ máa dà pàrà pẹ́ papọ̀.

Èmi máa ń kí àwọn ènìyàn pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀. Pápàá àwọn tó bá dàgbà jù mí lọ, mo máa dọ̀bálẹ̀ bọrọgọdọ bíi ọmọlúàbí. Ṣùgbọ́n àwọn tó bá kéré jù mí lọ, mo máa rọra juwọ́ sí wọn, tàbí kí rọra máa kí n fi ẹnu kí wọn. Tọ́mo dé bá ń kí mi ni, èmi náà máa kí tèmi padà. T'agba náà bá dẹ̀ kí mi, màá kí tèmi padà. Nítorí ẹ, mo máa ń máa ń kí ènìyàn pẹ̀lú òótọ́

Èmi máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì nítorí pé ọ̀rọ̀ orí Íńtánẹ́ẹ̀tì jẹ́ ọ̀rọ̀ ìgbàlódé tuntun tó ń ṣẹ̀ṣẹ̀ dé. Íńtánẹ́ẹ̀tì jẹ́ ibi tí mo máa ń lò lójoojúmọ́, so mo máa ń fẹ́ràn láti máa ń kọ́ nǹkan bí i báṣe máa ń ṣe irun, báṣe máa ń túnlé ṣe àti báṣe máa ń ṣe improvise, báṣe máa ń tún ǹkan ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti ìmọ̀ tí ẹ kí àwọn ọmọluwabi.

Èmi ò fẹ́ran ìpàdé lórí fóònù nítorí pé kò ní jẹ́ kí n ṣe àwọn ǹkankan tí mo fẹ́ ṣe lórí fóònù nígbà yẹn. Nítorí ìpàdé lórí fóònù jẹ́ ìpàdé tó máa ń ními lára. Mi ti ẹ̀ fẹ́ran ìpàdé gbé kamara ra wà abí lórí fóònù, ṣùgbọ́n ìpàdé jẹ́ ǹkan tó máa ń dabi ǹkan tó bá wà bọ́rin sí mi. Èmi ò dè fẹ́ ǹkan tó máa jẹ́ kí n máa wo dọọ.

Èmi ti lé èèyàn kan rí ní ibi iṣẹ́ nítorí pé arákùnrin náà ó bì mi nu. Ọkùnrin náà ó jẹ́ mánéjà mi, ó dẹ̀ jí, ó jí, ó jí bí i mílíọ̀nù náírà márùn-ún láti àkáùntì ibi iṣẹ́ mi. Inú dé bí mí, mo lé e kúrò, mo sì fọlọ́pàá gbé, ó dá owó mi padà.

Ẹ̀mi, èmi ti ní ètò ààbò kọ̀ǹpútà nítorí pé kọ̀ǹpútà jẹ́ àwọn ìmọ̀ tí mo fẹ́ràn gan nítorí pé kọ̀ǹpútà ń pa'wó burúkú burúkú ní àwọn ọjọ́ yìí. Ẹ̀mi de ti ṣe àwọn ètò ààbò oríṣiríṣi ní Nàìjíríà àti àwọn òkè òkun àti àwọn orílẹ̀-èdè ní òkè òkun náà kíbalẹ̀, obudati ìmọ̀ kọ̀ǹpútà mi.

Tábìlì iṣẹ̀ mí, mo fẹ́ràn rẹ̀ nítorí pé ó jẹ́ lẹ́dà àti wípé àti China, ní orílè-èdè China láti rà wá. Nítorí rẹ̀ pákó tí wọ́n fi ṣe ó jẹ́ pákó original àti àwọn lẹ́dà tó fi ṣe ó jẹ́ lẹ́dà original, ó dẹ̀ tóbi, ó lè gba ìrọ̀rùn ọ̀gàn tí màá kó àwọn dọ́kúmẹ́ǹtì tí mò ń ṣe àti àwọn kọ̀m̀pútà mi náà lé lórí.

Maa n gbọ ìrọ̀ awọn oníbàárà pẹ̀lú, pẹ̀lú etí, pẹ̀lú etí bèlè jẹ́ nítorí wípé oníbàárà tá bá, tá bá i ṣẹ dáadáa ó máa wá ní ọjọ mi, ìgbà mi. Tó bá je pé product mi kàn ò dáa, màá gba product ọ̀un náà mo de, màá pàrọ̀ rẹ̀, màá fún un ní ìmi, màá já kòkan rẹ̀ bále, màá jẹ́ kó rẹ́rìn padà.

Èmi ní ẹran oko ọ̀sìn bíi adìẹ, adìẹ tọkí, àwọn, àwọn adìẹ. Mo sì máa ń ní poultry tà tí máa ń sin àwọn adìẹ ńlá, ńlá, ńlá, ńlá àti ewúrẹ́ àti àgùntàn náà. Ṣùgbọ́n màálù mo ṣẹ̀ berẹ̀ sí máa sìn àwọn yẹn ni. Mi fẹ́ sìn màálù nítorí pé ìṣòro tó wà nínú màálù pọ̀.

Mo kẹ́yin lọ sí ilé oúnjẹ ní ìjẹta nítorí pé, torí pé àná àtẹ̀ ni, mi ò jáde lọ sí ibi iṣẹ́ mi. Nítorí pé ibi iṣẹ́ mi mo máa, mo máa ń ra oúnjẹ lọ́dọ̀ màmá kan tó wà níbi ẹ̀gbẹ́ bẹ̀. Ounje won si dun nítorí, ṣùgbọ́n àti ìjẹta mi ò lọ sí ibi iṣẹ́ mi nítorí pé mo ti gba léèfù mi. Nítorí rẹ̀ mi ò ṣe, mo, ìgbà yẹn kẹ́yin mo lọ sí ilé.

Ìwà ìṣọwọ́ mi dáa gan-an torí pé àwọn ènìyàn a máa, a máa ń sọ fún àwọn ọmọ pé kan jo mi nítorí pé ìwà mi dára dára gan-an. Ṣùgbọ́n nígbà tí mò wà n kékeré, mo ní àwọn ìwà tí ò dáa kan, ṣùgbọ́n mo tètè, mo tètè gbàdúrà Olọ́run, mo, mo, mo dẹ̀ yí padà mo di ọmọlúwàbí. Ṣùgbọ́n àwọn ìwà kekeke ò ṣìkù díẹ̀ káàtó tí mo dẹ̀ máa ṣe lágbára Ọlọ́run.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi jẹ́ bíi pépà a máa ń fi píríǹti dọ́kúmẹ́ǹtì àti akọ̀wé tí yen n jẹ péènì, pẹ́ńsù, báírò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti àwọn nnkan bíi stapler. Àwọn ohun èlò yìí ló máa ń jẹ́ kí a ṣe dọ́kúmẹ́ǹtì wa dáadáa. Tí ó bá dẹ́ sí àwọn èlò yìí, ibi iṣẹ́ wa máa ku diẹ kaá tó.

Ẹyin ò kí máa fọ mí torí kí mọ máa ń gbọ́ àwọn nǹkan tí dókítà mi máa ń sọ. Mo dẹ̀ máa ń mu mílìkì nígbà mí, míìkì mú lápọ̀jù, nitori pé sugar ò dáa lára lápọ̀jù. Àwọn mílìkì tí wọ́n o fi sugar sí, mo máa ń mú nítorí pé wọ́n ní mílìkì á jẹ́ kí eyín àti egungun wa wọ́n máa le sí. Èmi ò dẹ̀ ní eyín fífọ́ rí torí pé ọmọ tó, tó lágbọn, ọmọ tí ò kí ń láì sọ̀n ni mí láti ká.

Èmi máa ń jẹ bíi tea àti búrẹ́dì ní òwúrọ̀ nítorí pé ẹni tó bá jẹ oúnjẹ tó le ní òwúrọ̀ kò ní le gbé body rẹ̀ tó bá ń ṣiṣẹ́. Ṣùgbọ́n tí èmi bá jẹ oúnjẹ fẹ́rẹ́fẹ́ ní òwúrọ̀ bíi búrẹ́dì àti tíì, bíi ìrẹsì, súpagì, jọlọfú ràìsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, awọn a àwọn oúnjẹ tó bá fẹ́lẹ́ yìí a máa jẹ́ kí tètè ríṣẹ́ mi kí n gbé ara mi kí n lè ṣiṣẹ́ àgaga àwọn tó máa ń ṣiṣẹ́ tó lágbára.

Èmi ga dí, èmi ò fi bẹ ga lápọ̀jù nítorí mo jẹ́ ọkùnrin tó śngbọnlẹ̀. Mì kí ń, mì í ga ní àpọ̀jù, mo ga bí i one point six, one point sixty meter tí yóò jẹ́, tí mi ò dẹ̀ sí kúrú jù, tí mi ò dẹ̀ sí ga jù tó jẹ́ average meter fún àwọn. Mo dẹ̀ fẹ́ràn bí mo ṣe ga tó.

Èmi máa ń fọ eyín mi ní ẹ̀ẹ̀mejì lójoojúmọ́ nitorí bí dókítà ṣe sọ fún mi. Tí bá jí ní òwúrọ̀ tí bá bójú mi tán, mo máa fọ eyín mi kó mọ́ kákáka torí pé ẹni tẹnu rẹ̀ bá ń rùn kò lè gbá iyí ní ara ọwọ́ àdúgbò. Tí ó bá si tunọ di alẹ́, mo máa ń fọ eyín mi kín tó sún nitorí pé tí eyín mi bá ti jó ń di aró àti ọ̀sán àti tale o máa ń jẹ́ kí eyín mi do.

Mi máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ látọ̀rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tàbí kí wá bá wọn ní ọ́fíìsì wọn tàbí kó wá sí ọ́fíìsì mi nítorí wípé o ṣe kókó láti bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó da. Ṣùgbọ́n ìgbà mí oníbàárà yìí lé rá nk8 tó ju ọrẹ ọ̀rọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ máa lọ bá a ní ọ́fíìsì wọn mo dẹ̀ máa ṣe àlàyé bó i jẹ́ pé.

Èmi ní etọ̀ láti fẹ́ iṣẹ́ mi sí ìlú mìíràn, ó dà àìmọye ìlú òyìnbó, àwọn àìmọye ìlú mi tí mo ti ṣe iṣẹ́ tí mo ti fẹ́ iṣẹ́ mi sí bí ìlú òyìnbó bí China àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí mo ní àwọn, àwọn a ba ní ṣiṣẹ́ tí wọ́n bá mi ṣiṣẹ́ ní ìlú náà. Mo, mo, mo dẹ̀, mo dẹ̀ wọ́ mú ẹ máa ní ọ̀tọ̀ láti ṣe iṣẹ́ sí àwọn ìlú mìíràn.

Èmi ò kí ń má wọ gílàsì nítorí wípé ojú mi dára láti kékeré. Àìmọ́yẹ àwọn ọ̀rẹ́ mi tó jẹ́ pé àti kékeré l'ọn ti nlo gílàsì. Èmi ò kí ń wo gílàsì nítorí kí mo má ń gbọ́ nkán tí dókítà mi máa ń sọ. Mo dẹ̀ ma ń mójútó ojú mi dáradára nítorí pé ojú mi jẹ́ àwọn ẹyà ara mi tó ṣe pàtàkì nínú gbogbo ara mi. Nítorí rẹ̀ nií, èmi ò kí ń wọ gílàsì.

Mo máa ń rí dájú pé ọjà mi dára pẹ̀lú àwọn, àwọn òṣìṣẹ́ tó jẹ́ òṣìṣẹ́ gidi tí mo gbà sí quality control. Àwọn èyàn ló máa ń wo bí ọjà mi bó ṣe dára tó. Nítorí rẹ̀, èmi ò kí ń fẹ́ ká, mo dà máa ń ṣe, mo máa ń ṣe complaint box tí àwọn ènìyàn máa ń kọ complaint wọn sí àbí nǹkan tí wọ́n ò fẹ́ràn nínú ọjà mi náà.

Èmi máa ń fi ìdáàbò bò òrùn sára ní, ní owọ́ ọsàn bí i àgó méjì àbí àgó kan àti twelve o'clock lọ́sàn án nítorí pé òrùn yẹn máa ń ní agbára. Ṣùgbọ́n bí àgó mẹ́jọ, àwọn àgó mẹ́jọ mẹ́sàn án, mi ò kì í fi àbùbò sí ara mi nítorí pé òrùn àâro dá fún ọ.

Ètò ìdárayá mi ò jẹ́ ètò tó dára nítorí pé èmi náà fẹ́ràn ìdárayá. Bí ọjọ́ Saturday, ọjọ́ Monday ṣùgbọ́n bí ọjọ́ Monday sí ọjọ́ Thursday mi ò kí ń plan ni ìdárayá kankan ṣùgbọ́n láti Friday kí i tí di ọjọ́ Sunday èmi àtàwọn mọ̀lẹ́bí mi a máa ń ṣe ìdárayá wa dáadáa pẹ̀lú ètò tó.

Èmi máa ń sinmi ní, máa ń sinmi lọ́dọọdún fún bí oṣù mẹ́ta nítorí wípé oṣù mẹ́ta kò ì jẹ́ oṣù tó pọ̀ jù lọ ní ọdọọdún láfún ìsinmi, ó dẹ̀ fẹ́ràn ìsinmi púpọ̀ ká máa ṣe ìdárayá pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi, nítorí rẹ̀ mo máa ń lo oṣù mẹ́ta fún ìsinmi ní ìgbà, ìgbà ní ọdọọdún.

Bẹ́ẹ̀ni, èmi máa ń tọ́ ìkíni lórí fóònù mi. Èmi máa ń tọ ìkíni lórí fóònù mi nítorí pé ìkíni yìí jẹ́ nǹkan tó dára fún mi. Nítorí rẹ̀, mo máa ń tàn lórí fóònù mi. Mo máa ń tọ̀ ọ́ lórí fóònù mi kí ba lè máa gbọ́ àwọn ìkíni náà, kí n máa gbọ́ nǹkan táwọn èèyàn báa ń sọ lórí ìkíni wọn tó bá ń yín.

Bẹ́ẹ̀ni, èmi ní irùngbọ̀n, ṣùgbọ́n mo máa ń lọ sọ́dọ̀ gẹrígẹ́mi rẹ gerigeri mi ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀. Ó mo bá mi gé irùngbọ̀n, ìgbà mí mọ máa ń gẹ́ fún ara mi nílé, nítorí mi ò fẹ́ràn kí irùngbọ̀n máa pọ̀jù ní ẹ̀kẹ́ ẹrẹ̀kẹ́ yàn, torí rẹ̀ kò ní jẹ́ kin, kò ní jẹ́ kin, kò ní jẹ́ kin fá ẹyin, torí rẹ̀, torí rẹ̀ mo ṣe máa ń gẹ irùngbọ̀n mi.

1969. Mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé mi nítorí pé àwọn ọlọ́gbọ́n yìí, wọ́n máa ń jẹ́, wọ́n máa ń jẹ́, wọ́n máa ń jẹ́ kí ilé tò kí ó jẹ́ ilé dáadáa. Ti bá àgaga ti bá gba alejo, àwọn àlejò náà ó sì máa ń sọ wípé ilé mi dára. Pé àwọn fẹ́ràn bí ilé mi ṣe rí. Bi pe ká awon ma máa lọ ilé tọ̀ọ̀dọ̀ wọn mọ̀ nì. Inu mi dè sì máa ń dùn pẹ̀lú àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n tí mo ṣe sílé nítorí pé wọ́n má ń jẹ́ kí ilé mi kúfàìǹdì sí i.

Èmi máa ń ṣí ọ́fíìsì mi ní agogo mẹ́jọ láàárọ̀ kùtùkùtù sí ìdí agogo mẹ́fà ìrọ̀lẹ́. Nítorí wípé agogo a-- nítorí pé mi ò fẹ́ máa disappoint àwọn oní —ìbá— oníbara mi. Ìgbà míì mo sì máa ń fà yè lẹ̀ lá —tí ìdí ago mẹ́, ago mẹ́jọ nítorí wípé à mo fẹ́ràn o ìbàrá mi, oníbara mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà tọ́pẹ́, tọ́de tọ́pẹ́ sí torí pé ní àdúgbò mi kò sí ǹkan bí jí jìnìjìnì bí ajínigbé, àtẹ́n tó ń jalè, só mo máa ń rìn láàárín àdúgbò mi ní àlàáfíà pẹ̀lú ọkàn, pẹ̀lú ọkàn dáadáa, pẹ̀lú ọkàn méjì nitorí wipé kò sí ìjàmbá burúkú láta.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni e, ètò tí pé èmi àtàwọn mọ̀lẹ́bí mi a máa jáde, a máa jáde lọ sí páàkí, a máa dárayá, a sì máa ṣeré. Tóbá de tì dí ọjọ́ Saturday, a máa lọ sí ilé ìjọsìn wa, a máa gbàdúrà. Tabá de tì dé, a tún máa jẹun, a máa dárayá náà, a tun máa wo ìròyìn náà lórí tẹlifísàn. A tún máa, a máa prepare fún ọjọ́ Monday.

Èmi ò mọ gbé àpò ẹyin nítorí wípé ẹyin jẹ́ nǹkan tó lè tètè fọ́. Nítorí rẹ̀ mi ò kì í máa ń gbe. Èmi máa ń gbe ní kírétì kírétì ni lọ sílé ká alẹ́ má jẹ. Mi ò kí ń gbé àpò ẹyin nítorí pé àpò ẹyin jẹ́ o púpọ̀. Ó dẹ, ó dẹ, àpò ẹyin dẹ jẹ́, ẹyin dẹ jẹ́ ǹkan tó máa ń tètè fọ́. Nítorí rẹ̀ mi ò kí ń gbé àpò ẹyin.

Èmi máa ń ṣe àtúnlo nǹkan nítorí wípé mi ò kìí so ǹkan nù tí n bá ti lò ó lẹ́ẹ̀kan náà. Nítorí pé ó ṣílẹ̀ wúlò fún mi. Àwọn ǹkan kan bí ǹkan tí mo bá lò lẹ́ẹ̀kan tó ṣe lo lẹ́ẹ̀kan péré ni mo máa ń sọ̀ nu. Èmi máa ń ṣe àtúnlo ǹkan dáradára. Mo dẹ̀ máa ń tọ́jú rẹ̀ tí nbá ti lò ó tán. Nítorí ẹ̀ ni mo ṣe máa ń ṣe àtúnlo ǹkan.

Èmi máa ń, èmi máa ń ṣètò ìṣòro láàrín àwọn ẹlẹgbẹ́ mi. Màá kọ́ gbọ́ nǹkan tó bá sọ, nǹkan tó fà ìṣòro náà. Mo dẹ̀ máa advice wọn, mo máa fún wọn ní ọ̀rọ̀ ìgbìyànjú tó lè ṣe àti, àti àwọn kankan tó lè ṣe. Mo dẹ̀ má, mo dẹ̀ má, mo dẹ̀ máa jẹ́ kí, màá dápará pẹ̀lú wọn kí ìṣòro yẹn kó ba lè kúrò ní ọkàn wọn. Bí mo ṣe máa ń ṣe ètò ìṣòro láàrín àwọn ẹlẹgbẹ́ mi nìyẹn.

Èmi, èmi máa ń wọ, èmi máa ń wọ fìlà ní gbogbo ìgbà nítorí pé fìlà máa ń fa, ó máa ń jẹ ó máa kì í jẹ́ kí òtútù má mú mi, ó dẹ̀ máa ń dóru mú orí nígbà òtútù púpọ̀. Fìlà náà dẹ̀ máa ń jẹ́ kí ara, ara máa fine, ó dẹ̀ máa ń jẹ́ kí i, kí n rí, kí n máa wò dáadáa ó dẹ̀ máa ń cover òórùn látọrí mi.

Òun máa ń mu àwọn èrò ìlera. Nítori pé mo fẹ́ràn ìlera mi, ó dà máa ń tọ́jú ara mi dáadáa. Mi ò fẹ́ kí nǹkan ṣẹlẹ̀ sí ara mi. To pé ẹni tó bá ṣíkì ní àsìkò yìí, ó máa ní ìdí òwo púpọ̀ nítorí pé gbogbo ǹkan ló ti ń wọ́n sùn. Nítorí re mo ṣe máa ń mu àwọn èrò ìlera kí wọ́n má ba à ní àìsàn ara.

Wa mú àwọn èrò tuntun wá, àwọn èrò tuntun wá pẹ̀lú àwọn si síkẹ́èmù. Báyìí bí i kí má ṣe promò pẹ̀lú ọjà mi. In le máa fa àwọn èrò púpọ̀ wá láti wá ran nkan lọ́ wo mi. Nítorí rẹ̀, o ọgbọ́n kan tí mo máa ń ṣe náà ni ẹni kí má ṣe púrọ́mò. Òun ló máa ń jẹ́ kí àwọn èrò tuntun wá sí ilé-iṣẹ́ mi.

Ìgbà tí mo káhìn lọ ìṣẹ́gun ọdẹ níjọ́ tí bàbá bàbá mi tọ́ wá, níjọ́ tí mo lọ ṣ'ọdọ bàbá bàbá mi tán níbè kí n tẹ̀lé wọn lọ sí ìṣẹ́gun ọdẹ, yẹn dẹ̀ jẹ́ bí ìgbà tí mo wà ní ọdún má-- ọdún mẹ́wàá nígbẹ̀yẹn. Ṣùgbọ́n àwọn oúnjẹ tí máa ń jẹ máa ń jẹ́ kí n tóbi kí n ju ọjọ́- ọjọ́ ọdún mẹ́

Èmi ò kí ń máa jẹun nínú ọkọ̀ mi o. Ṣùgbọ́n mo má-- mi ò kí máa njẹun nínú ọkọ̀ mi, ṣùgbọ́n, ṣùgbọ́n ẹ̀kan ìgbà tí mo bá fẹ́ jẹun nínú ọkọ̀ ni ìgbà tí mo bá ti páàkì, mo lè jẹun bẹ. Ṣùgbọ́n tí bá ń díráìfù lọ́wọ́, mi ò lè jẹun nínú ọkọ̀ mi rárá. Àyàfi ìgbà tí mo bá páàkì, tí bá de jòkó, tí bá jẹun bẹ.

Bẹ́ẹ̀ni, mò máa ń ṣe ìwádìí àwọn alábàáṣisẹ́pó toripe mò fẹ́ mọ ìwà wọn àti ẹni tó bá fẹ́ jí mi, ẹni tó bá fẹ́ jalè àti ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú ọkàn kan. Èmi máa ń ṣe ìwádìí kí màá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́nu wọn, kí màá fọ̀rọ̀ wá àwọn ọ̀rẹ́ wọn lẹ́nu wò àtàwọn tó sún mọ́ wọn. Mò dẹ̀ ṣì máa ń bá ọ̀rẹ́ kankan, mò dẹ̀ máa wo bí wọ́n ṣé máa ń sọ̀rọ̀

Èmi ò kí ń jẹ gum nítorí wípé àwọn ọ̀rẹ́ mi obìnrin tó jẹ gum láti, tó jẹ gúọ̀mù kékeré, eyín rẹ̀ ṣe ni ó yọ, láti ìgbà yáà ni eyín rẹ̀ kò tí wu padà mọ́. Èmi dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ pé etí pé mi kì í jẹ gúọ̀mù, gúọ̀mù máa ń fa ìjàmbá sí eyin mi nítorí rẹ̀. Mo ń, mo ń sọ fún àwọn ọmọ mi wípé kó kọ́ yé jẹ gúọ̀mù nítorí pé gúọ̀mù ò dáa fún ara wọn.

Mo máa ń sùn ní ọ̀sán nítorí pé ọrùn ọ̀sán ó máa ń jẹ́ kí i, ó máa ń jẹ́ kí n lè kàwé lálẹ́. Tí bá ti rí pé mo ní exam báyìí, màá fi ọ̀sán sùn, tó bá ti di alẹ́, màá kàwé wọnú òrù. Nítorí rẹ̀ mo ṣe fẹ́ràn ọrùn ọ̀sán. Ọrùn ọ̀sán ìgbà mí mí kí n sú pé ọrùn ọ̀sán a jẹ́ kí ẹ̀yàn máa sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó da lẹ́nu.

Tẹ mi bá wà nínú ọkọ̀, mo máa ń gbọ́ orin, orin tí mo fẹ́ràn jù bíi orin hip hop, Fújì à̀ti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn orin ọ̀un náà, ló máa ń jẹ́ kí n gbádùn, kò ní jẹ́ kí n mọ ìrora tí mò ń ṣe nígbà tí mo wa mọ́tò. Níbì i mo ṣe fẹ́ràn, kí n máa gbọ́ àwọn orin, nínú ọkọ̀, orin mo fẹ́ràn jù kí n máa gbọ́.

Èmi ò kín ṣe ìgbéjáde ní ibi iṣẹ́. Mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ mi jare, nítorí pé ìgbéjáde ó máa ń ṣe àfihàn nǹkan tí mò ń ṣe ní ibi iṣẹ́ mi náà. Àwọn, ó máa ń ṣe àfihàn, mo dẹ̀, mo dẹ̀, ohun lodẹ̀ máa ń jẹ́ kí n máa rówo ṣe a odẹ̀ máa ń fa awón oní ìbàrà. Inú àwọn, inú àwọn ọ̀gá mi náà dẹ̀ máa ń dùn, wọ́n sì máa ń fún mi ní owó bíi ẹ̀bùn iṣẹ́ takuntakun tí mo ti.

Èmi fẹ́ràn bí àkókò ọwọ agogo mẹ́fà. Mo fẹ́ràn jù ní torí pé atẹ́gùn ìrọ̀lẹ́ yẹn, ó máa ń fẹ́ ẹ̀mí àtàwọn mọ̀lẹ́bí mi. A máa jókòó sítà, a máa máa gbádùn ara wa àti ìgbà tó bá di bí aago agogo mẹ́jọ nítorí wípé mo máa, a máa wà ní yàrá wa, a máa máa wo tẹlifíṣàn, a máa wò ó ní AC.

Èmi ò ní, èmi ò ní àìsàn ṣùgbọ́n èmi kórira oúnjẹ, oúnjẹ kan tó jẹ́ poteto. Ṣùgbọ́n èmi ò ní àìsàn ìkóríra sí oúnjẹ kan rí. Ṣùgbọ́n mi ò láì kí ń máa jẹ poteto. Nítorí, ṣùgbọ́n mi ò tí ì ní àìsàn ìkóríra sí oúnjẹ kan rí, nítorí pé àìsàn ò dáa.

Foonu batiri mi, foonu mi ma duro gan nitori re mo feran foonu mi gan nitori pe ti ba charge re akoko kere lo ma lo, o ba de fe te, o si ma lo bi ojo kan, ojo kan, igba mi ojo kan ata bo ti ba o depend lori ti ba te sugbon ti ba tan data mi ara o le lo bi ojo meji tabi ju beelo nitori mo se feran foonu.

Nǹkan tó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́ ni ìgbà tí àwọn, ìgbà tí àwọn ọmọṣẹ́ mi bá ń ṣe nnkan tí ó yẹ kó má ṣe, bí i kó máa gba nọ́mbà àwọn oníbàárà mi lẹ́yìn, bí i kó máa ba, kó máa ba iṣẹ́, kó máa ba iṣẹ́ mi jẹ níwájú àwọn oníbàárà. Eleyii máa ń fún mi ní ìtara gan-an to je pe ó sì máa ń bí mi nínú gan-an.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera mi torí pé dókítà ti so àwọn oúnjẹ tó máa ń jẹ́ kí ara le gan-an gan-an, tó máa ń jẹ́ kí egungun dúró àti kí eyan mamá ṣàìsàn. Nítorí rẹ̀, èmi ò dẹ́ fẹ́ràn kí màá ṣàìsàn, mi ò fẹ́ràn kí màá lọ sí hosipitu, kí n dè máa náwó lórí òògùn, nítorí ẹ́ mo ṣe máa ń jẹ oúnjẹ tó máa ń mú ìlera mi dúró, tó dè máa jẹ́ kó ṣe daadaa.

Oúnjẹ tí mo mọ̀ bí a ti ń ṣe dáadáa, oúnjẹ ọ̀wọ́n náà jẹ́ ìrẹsì tó jẹ́ ìrẹsì jọ̀lọ́fù ràìsì. Ìrẹsì mi ló dùn jù, jọ̀lọ́fù ràìsì mi ló dùn jù nínú ti gbogbo ilé. Tí bá sì báyẹn, máa ṣe jọ̀lọ́fù ràìsì mi, màá fẹ́ràn si, mo dẹ̀ máa dín dòdò àti, àti mo dẹ̀ máa bọ ẹni lé. Àìmọ́ ye ìgbà ni àwọn ẹ̀gbọ́n mi máa ń gẹrawon.

Èmi máa ń gbowó àwọn èèyàn pẹ̀lú, pẹ̀lú, pẹ̀lú ọwọ́ mi ni torí, torí mo máa ń gbà pẹ̀lú agaga owó àwọn oníbàárà. Mo máa ń gbà pẹ̀lú ọ̀rọ̀ gidi, mo dẹ̀ má, mo dẹ̀ má, mo dẹ̀ máa encourage wọ́n. Mo dẹ̀, mo dẹ̀, mo dẹ̀ máa ń ní pé "à, ẹ ṣé gan." Ma kí wọ́n dáadáa, mo dẹ̀ máa ń mú inú wọn dùn.

Èmi máa ń ṣètò owó iṣẹ mi pẹ̀lú mọ́níjà mi. Tó bá ti di ọjọ́ mẹ́ta kí oṣù parí, oṣooṣù mo máa san owó fún àwọn òṣìṣẹ́ mi. Ní jo náà a máa pín owó náà, a máa yọ owó náà ní èrè tí kọ́pini mi náà ń gbà. A dẹ̀, a dẹ̀ máa, a dẹ̀ máa san sínú àkáǹtì wọn tó bá ti di ọjọ́ tí oṣù bá parí. Bẹ́ẹ̀ ni màá ṣe máa ń ṣètò owó iṣẹ.

Èmi máa ń gbé alùpùpù tàbí márúwá tàbí mọ́tò lọ sí ibi iṣẹ́ mi nítorí pé ibi iṣẹ́ mi kò ju irin ìrìn ìṣẹ́jú márùn-ún dé ilé mi. Nítorí rẹ̀, mo ṣe máa ń gbé alùpùpù nígbà tí mo bá ti pẹ́ nítorí pé alùpùpù léè rìn ú ọ̀nà tí ò dá. Bì mo ṣe máa ń rin ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ lójoojúmọ́ nìyẹn.

Tí èmi bá dúró nìkan, màá jẹ́ kí ara mi kí wà kọ̀nfọ́tébù máa mú fóònù mi ládè. Mo máa wo fídíò tó máa jẹ́ kí n rẹ́rìn-ín, mo máa mú múnú midùn tó jẹ́ pé èmi ní mọ iye ìgbà tí mo wí pé a ti lòún bẹ́ẹ̀. Mo máa dárayá, mo máa wo fíìmù, mo máa wo bọ́ọ̀lù àti nǹkan ǹkan bẹ́ẹ̀ lọ, tàbí kí n bá àwọn tó bá wà lágbègbè mi sọ̀rọ̀ ká jọ dá pàrá tàbí ká jọ ṣẹ bẹ́ẹ̀

Àná ni mo ṣì, mo kẹ́yìn ń kọ ìgbekalẹ̀ iṣẹ́ mi nítorí pé ojoojúmọ́ mo ní, mo nílò láti máa ṣe ìgbekalẹ̀ iṣẹ́ mi. Nítorí wípé èmi ò fẹ́ kí ọ̀rọ̀ kó máa wọ́pọ̀ mọ́ra wọn nípa ìgbekalẹ̀ iṣẹ́. Èmi ò dẹ́fẹ́ kí inú àwọn oníbàárà mi kó máa bàjẹ́ nítorí iṣẹ́ tí mò ń bá wọn ṣe. Mo fẹ́ kí nu wọ́n máa dùn ní gbogbo ìgbà ni.

Nígbà tí ọjọ́ bá ro, màá wá ǹkan tí ó máa jẹ́ kí inú mi dùn. Tínú mi ba dẹ ti dùn, màá, màá bá àwọn èèyàn tó súnmọ́ mi sọ nǹkan tó bá ń ṣe mí. Inú mi dè máa dùn tí n bá, inú mi máa ń dùn tí n bá ti so àwọn ìṣòro mi fàwọn ènìyàn nítorí wípé ó máa ń jẹ́ kí ọkàn mi balẹ̀. Óò, mo máa wá ǹkan tó máa jẹ́ kí inú mi dùn tí mò ní rántí ǹkan tó jẹ́ kí ojú yẹ̀n ọ̀n.

Èmi máa ń kọjú, èmi máa ń kọjú ìṣòro láàárín iṣẹ́ pẹ̀lú ọkàn akíkanjú, pẹ̀lú ọkàn ńlá, pẹ̀lú gbogbo ẹ naa, nítorí wípé ẹni tó bá ní akíkanjú ló máa ń jèrè iṣẹ́ dáadáa. Nítorí rẹ̀ èmi máa ń fi ọkàn akọkọjú kọ ìṣòro. Mo dà máa jẹ́ kí ìṣòro náà kó kúrò láàárín àwọn, àwọn abánisiṣẹ́ mi.

Mo fẹ́ràn kí màá jó púpọ̀ nítorí pé ijó ó máa ń jẹ́ kí n na ara mi, kí inú mi dùn, á jẹ́ kí n jó dada, kí inú mi dẹ máa dùn. Mo dẹ máa n fẹ́ràn kí màá jó ní, ní gbogbo ìgbà nítorí pé ijó a máa jẹ́ kí ara mi máa nà, a dẹ jẹ́ kí n màá gbádùn ara mi, a máa mú inú mi dùn, a máa yọ ìṣòro mi kúrò nínú rẹ̀. Nítorí ẹ̀ mo ṣe fẹ́ràn kí n màá jó.

Èmi rán tí nígbà tí mo wà lọ́mọdé, nígbà tí mo jáde ti, mo sì lọ ṣi shopping tí wón dẹ si ran nkan fún mi. Mo ra àwọn bí i fóònù àti nǹkan ọ̀bẹ. Inú mí sì dùn gan nígbà yẹn náà, mo sì yàwòrán, àwòrán náà mo fi ṣe frame mo dẹ̀ gbé sínu yàrá mi. Wọ́n máa ń jẹ́ kí n rán tí gan, inú mí dẹ máa ń dùn tí n bá ti rí àwòrán yìí nígbà ìṣòro mi.

Èmi wà ní ojú òpó Facebook, ojú òpó Instagram, ojú òpó, ojú òpó TikTok àti ojú òpó X. Ṣùgbọ́n àwọn èyí tí mo máa ń sábà wò jẹ ojú òpó TikTok nítorí pé TikTok jẹ́ ibi tí olówó bá wà àti wípé mo máa ń rí owó díẹ̀ díẹ̀ díẹ̀ pẹ̀lú TikTok nítorí ẹ̀ mo ṣe máa ń ṣe.

Èmi fẹ́ràn kí ń máa jiyàn nítorí pé jìyàn máa ń jẹ́ kí èèyàn mọ ǹkan síni. Ti bá jiyàn nípa ǹkan, mo, mo sọ́ ọ̀rọ̀ èèyàn sì máa sọ fún mi mo dẹ̀ ti máa mọ̀ nípa kíní ẹ̀ sí. Ṣùgbọ́n mi ò like, mi ò fẹ́ràn kí máa jiyàn pẹ̀lú àgbàlagbà. Àwọn ẹgbẹ́ mi, mo fẹ́ràn kí máa jiyàn pẹ̀lú. Kibà lè jẹ́ bí ẹni tó mọ̀wé jù, ẹni tó dẹ̀ bori, ẹni tó dẹ̀ ṣe.

Èmi máa ń lo ẹ̀rọ ìrànwọ́ òhún, tó ní kí mo fẹ́ máa, mo máa ń wo ìrànwọ́ òhún. Nítorí rẹ̀ mo ṣe máa ń lò, mo dè ní nínú ìyàrá mi àti ìyàrá ìgbàlejò mi. Mo dè gbinyanjú, mo gbé sí ọ́fíìsì mi. Mo dè máa ń lò ní gbogbo ìgbà. Mo máa ń lò lóòrèkóòrè. Ìgbà míì mo máa ń lò ní ọjọ́ Saturday tàbí ọjọ́ Sunday.

Mo máa ń lo àkókò tó dára pẹ̀lú ẹbí mi nitorí wipé mo fẹ́ràn kí inu awon ẹbí mi máa dùn tó bá rí mi. Mi ò fẹ́ràn kí wọ́n máa banújẹ́ tó bá rí mi. Nítorí rẹ̀, mo ṣe máa ń lo àkókò tó dára, àkókò tí wọ́n fi máa tajọ máa ṣeré. A máa dàpàára, a máa dárayá. Inú wọn dẹ̀ sì máa dùn, máa jẹ́ kí wọ́n wà comfortable, inú wọn dẹ̀ máa dára tó bá máa fi lọ lọ́dọ̀ mi.

Èmi máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ pẹ̀lú owó, oúnjẹ àti, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Pápọ̀ mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ pẹ̀lú oúnjẹ àti owó ní gbogbo ìgbà nítorí pé ó dá kí eyan máa ràn eyàn lọ́wọ́. Ìgbà mí ì a ma a máa dáná, a dẹ̀ tun máa gbé lọ sí àwọn, àwọn tán nílo Saara, a de máa oúnjẹ àti owó mo máa sábà máa ń fẹ́ran àwọn ènìyàn.

Bẹ́ẹ̀ni, èmi máa ń wọ ago ọwọ́ nítorí pé ago ọwọ́ jẹ́ nǹkan tan máa ń yọ, tó máa ń jẹ́ kí arákùnrin jẹ́ ọkùnrin tó, tó sìn gbọ̀lẹ̀, tó dẹ̀ Ago ọwọ́ jẹ́ ago tó wúlò fún mi, pàápàá tí bá jáde, tí ò bá dẹ̀ sí agogo láì ka mi, ago ọwọ́ mi ó jẹ́ ago tí mo fẹ́ràn láti máa wọ̀ ní gbogbo ìgbà, nítorí pé ó máa ń mú, ó máa ń bá mi, mo dẹ̀ máa wọ ago tó máa ń báṣọ̀ mí mu.

Mo mọ, mi o mọ, mi o fẹ́ràn kí n máa lo ẹ̀rọ ìgbésókè nítorí pé ọ̀pọ̀ ìgbà ni ẹ̀rọ ìgbésókè yìí ó máa ń ní wàhálà inú tó jẹ́ pé ó sì máa ń mú ẹ̀mí àwọn tí ń bẹnu rẹ̀ lọ. Ṣùgbọ́n tí ó bá jẹ́ ibi àjà bí ogún àjà àbí ọgbùn àjà ni ilé, ilé tí mo fẹ́ lọ, mo lè lo ọ̀rọ̀ ìgbésókè.

Èmi máa ń fi kọ́kọ́rọ́ ile mi sí inú báàgì mi nítorí wípé mi fún, nítorí wípé mi fẹ́ kó sọnù. Mi ò dẹ̀ kí máa fi sí agbègbè ilé mi bíi abẹ́, bíi etí ilẹ̀kun tàbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mi ò kí ń tọ́jú rẹ síbẹ̀ nítorí pé àwọn olè wọ́n le tètè jí níbẹ̀. Nítorí èni sì máa ń tọ́jú kọ́kọ́rọ́ mi sínú báàgì mi.

Èmi, èmi ni ọgbà kan tí mo ti máa ń sin àwọn nǹkan bí ewúrẹ́, adìẹ. Ọgbà náà tóbi tẹ́lẹ̀ pé mo fẹ́ràn láti máa lọ síbẹ̀. Mo dè máa ń ro oko ọgbà náà lóòrèkóòrè. Nítorí rẹ̀, mo máa ń ṣe ìmọ̀tótó ọgbà mí dáradára. Nítorí rẹ̀, mọ ṣe fẹ́ràn ọgbà yìí. Mọ dè ni ọgbà tó tóbi.

Èmi máa ń tọ́jú ara mi dáradára. Láàkọ́kọ́, láàkọ́kọ́ mo máa ń fi ọṣẹ àti kànkàn ma fi ń ṣí ara mi nítorí pé mi ò fẹ́ kí ara mi kó máa rùn pa àwọn tó wà lágbegbe mi. Mó de máa ń fi kírímù ìgbàlódé pa ara mi. Mi ò dẹ́kin lo kírímù tó máa ba ara mi jẹ́. Kírímù tó bá àwọ̀ mi tó dán, tó máa jẹ́ kí àwọ̀ mi jáde tó dé máa dán ni mo máa ń lò. Ọ̀nà méjì tí màá fi ń tọ́jú ara mi ni mo sì máa ń fọ inú, mo sì máa ń fọ inú mi léèmejì lójú.

Èmi máa ń yan àwọn alábàáṣiṣẹ́ mi pọ̀ pẹ̀lú, pẹ̀lú nǹkan tó ń jẹ́ interview. Ìyẹn jẹ́ kí máa fi ọrọ̀ wà wọn lẹ́nu wò, kí n máa bèrè kí dẹ̀ wo ibi tí wọ́n kàwé gboyè dé ní, ní yunifásítì. Èyí ni mo ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ nítorí pé mo fẹ́ àwọn alábàáṣiṣẹ́ pọ̀ tó kàwé, tó dà mọ̀ bóyen bá àwọn, àwọn abánira, àwọn oníbàárà sọ̀rọ̀ dáadáa.

Mo kein lọ sí ibi orin ní, ní oṣù bí i mẹ́fà sẹ́yìn nítorí wípé ẹ̀ẹ̀kookan ni mo máa ń lọ sí ibi orin mo máa ń lọ sí ibi orin mo dẹ̀ sì máa ń gbọ́ àwọn olórin mi tí mo, tí mo fẹ́ràn jù àtìpẹ́ bút. Olórin mi tí mo fẹ́ràn jù jẹ́ olórin Davido. Mo dẹ̀ sì máa ń lọ sí ibi orin rẹ̀.

Èmi mọ̀ te mi bá, tí bá fẹ́ bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ọ̀pọ̀ ẹ̀rọ ìgbésókè, máa kọ́kọ́ kí ẹni náà, máa sì sọ̀rọ̀ tó dára nípa ẹni náà. Mo sì máa, tí ó bá sì sọ̀rọ̀ tó dára nípa ẹni náà, mo, mo máa, mo máa bẹ̀rẹ̀ sí máa dá pàrà pẹlu rẹ̀. Ìnúkùú, mo máa jẹ́ kí inú rẹ̀ dùn mí níjẹ́kí ó dàbí wí pé ènìyàn burúkú ni mí.

Ó ti pẹ́ tí mo kẹ́yìn lọ sí ọjà, ṣùgbọ́n bí ọ̀sẹ̀ mẹ́rin, ọ̀sẹ̀ mẹ́rin sẹ́yìn mo lọ sí ọjà pẹ̀lú ìyàwó mi. A lọ ra ǹkan tí a máa nílò, a lọ ra ǹkan tí a máa nílò papọ̀ torí mo má ń fẹ́ràn kí ìyàwó mi máa wà pẹ̀lú mi ní gbogbo ìgbà. Mo lọ sí ọjà, a dẹ̀ sì ra ǹkan tí a máa jẹ àti ǹkan tí a máa need.

Èmi ò fẹ́ràn kí n máa ra oúnjẹ ní ọ̀nà ọ̀hun torí pé lọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ ọ̀hun náà ni, ni kò dára fún ìlera wa rarararara. Àìmọye àwọn ènìyàn tí wọ́n ti ra oúnjẹ ní ọ̀nà tó sì ti bá lọ torí pé wọ́n ò kí ń lo ǹkan tó dára láti fi ṣe àwọn èlò tó dára, wọ́n ò kí ń fi se oúnjẹ náà. Nítorí rẹ̀, mi ò fẹ́ràn kí n máa ra oúnjẹ ní ọ̀nà.

Èmi máa ń ṣe ìdọ́gba láàárín ìgbésí ayé mi. Ni èmi máa, èmi máa ṣiṣẹ́ nígbà tí iṣẹ́ bá ya. Tó bá ti di àsìkò ìsinmi, mo máa gbádùn ilé, è máa gbádùn ìgbésí ayé mi. Mi ò kí ń jẹ́ kí ìgbà iṣẹ́ mi papọ̀ mọ́ ìgbà tí mo máa ń gbádùn arára mi. Mo fi ìdọ́gba tó dára síbẹ̀ nítorí pé mi ò lè má, mi ò lè máa gbádùn nígbà tí iṣẹ́ bá y.

Bẹ́ẹ̀ni orí máa ń fọ́ mi, ṣùgbọ́n ko nse gbogbo igbà ní orí máa ń fọ́ mi. Torí bá sì ti fọ́ mi báyẹn, èmi, èmi á máa lo ògùn, èmi á lo ògùn mi, èmi dé máa lo ògùn, ṣùgbọ́n ko nse, ṣùgbọ́n ko n se gbogbo igbà ní orí máa ń fọ́ mi. Ẹ̀ẹ̀kọ̀kan ni orí máa ń, ẹ̀kọ́kan ni, ẹ̀kọ̀kan, ẹ̀kọ̀kan ni orí máa ń, orí máa ń fọ́ mi.

Oúnjẹ tí mo fẹ́ràn jù jẹ́, jẹ́ ìrẹsì àti ẹ̀wà àti ẹran kékeré, dòdò àti ẹyin. Mo fẹ́ràn kí n máa jẹ oúnjẹ yìí nínú gbogbo ẹ̀ nítorí pé oúnjẹ yìí tí n bá ti jẹ́, ó máa ń dùn lẹ́nu mi, mo dè fẹ́, mo dè máa, mo fè máa fẹ́ràn láti máa ṣe fún ara mi nítorí pé tí n bá ṣe fún ara mi, ó máa ń dùn síi toripe olọ́wọ́ ṣíbí ni mí.

Èmi kò fẹ́ràn kí n máa ṣí fèrèsé ọkọ̀ nítorí wípé ọkọ̀ mi jẹ́ ọkọ̀ ìgbàlódé gidi, ọkọ̀ mi jẹ́ ọkọ̀ tuntun, ṣùgbọ́n nítorí rẹ̀ mo máa ń tọn ǹkan tó ń jẹ́ AC tó máa ń mú inú ọkọ̀ mi tutù, èmi ò jẹ̀ kí n ṣí fèrèsé silẹ̀ nítorí pé mi ò fẹ́ kí atẹ́gùn ìtà kò máa wọ inú ọkọ̀ mi torí wípé dọ́ọ̀stì ó lè ba ọkọ̀ mi jẹ́

Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni wípé kí n máa gbá bọ́ọ̀lù. Èmi pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi àti àwọn ọ̀rẹ́ nǹkan kan a jọ ma. A jẹ máa papọ̀, a jẹ máa papọ̀ ní àdúgbò wa pé a dẹ̀ sì máa gbá bọ́ọ̀lù. Tínú wa máa fi dùn. Nítorí rẹ̀, bọ́ọ̀lù ni mo fẹ́ràn jù fún eré ìdárayá mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi papọ̀ sórí cloud. Nítorí cloud kò kí ń jẹ́ kí àwọn fáìlì yàn kó kí àwọn, àwọn jàndùkú tó rí íńtánẹ́ẹ̀tì kọ jí fáìlì tó, tó, tó, tó wà confidential gbé. Nítorí rẹ̀, mo máa ń tọ́jú fáìlì mi sórí cloud kki wón má bà lé jí gbé àti wípé cloud lè gba ọ̀pọ̀ fáìlì.

Èmi kò ní aṣọ wíwẹ̀ o, ṣùgbọ́n àwọn ọmọ mi wọ́n ní aṣọ wíwẹ̀. Àti ìgbà èwe mi ni mo ti wẹ̀ gbẹ̀yìn. Nítorí rẹ̀, aṣọ wíwẹ̀ tí mo dẹ̀ síni mo sì ti fún èèyàn nítorí rẹ̀ mi kò ní aṣọ wíwẹ̀ nítorí pé wíwẹ̀ kò ṣe ǹkan tí mo fẹ́ràn náà ni. Àwọn ọmọ mi ló ní aṣọ wíwẹ̀

Bẹ́ẹ̀ni mo jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù àárọ̀, nítorí wípé mo máa ń fẹ́ràn láti máa pèdè ibi iṣẹ́ mi. Nítorí rẹ̀, mo máa ń jí ní kùtùkùtù àárọ̀ láti má disapoint àwọn oníbàárà mi kí dẹ̀ dé ibi iṣẹ́ mi láàárọ̀. Kínú àwọn oníbàárà má sì bàjẹ́, kí n dẹ máa fi irú òye náà kí n máa fi lead by example sí àwọn òṣìṣẹ́.

Ó ti pẹ́ gan-an tí mo ti ní àlà burúkú. Ẹ̀ẹ̀kan náà péré mo ní àlà burúkú ní ilé ayé mi. Nígbà tí mo dẹ̀ ní àlà náà, mo tètè sọ nǹkan tó ṣẹlẹ̀, mo ṣàlàyé rẹ̀ fún ìyá mi. Ìyá mi sì tètè ní pé ká lọ sí ọ̀dọ̀ ìmáàmù tí ń gbé láti ìgbò wá. A dọ́dọ̀ ìmáàmù, a sì ṣòro nípa àlà àná. Ìmáàmù ó dẹ̀ tún mọ àlà àná fún wa. A dẹ̀ ṣe ohun tó tọ́. A sì gbàdúrà, a ṣe sàárà náà bẹẹ̀ Ó dẹ̀ àti ìgbà yẹn mi ò tí ní àlà burúkú mọ́ àti ìgbà tí mo ti mọ̀ kékeré.

Ọjà tuntun ti gbogbo ara àdúgbò ti ń wò wípé ìgbà wo ní yóò jáde, yóò jáde ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Èmi àti àwọn, àwọn tá wà ní ètò ọjà náà, a sì ti, a sì ti, a sì ti jọ ṣe, a ti jọ ṣe mítínì lórí rẹ̀. Nígbà tá dẹ̀ ṣe, a dẹ̀, a dẹ̀ sọ wípé ọ̀sẹ̀ tó ń bọ̀ ní ọjọ́ Satide la sì máa ṣe. Nítorí náà a sì, a rẹ̀ ti ṣe àwọn ẹ̀sọ́ tuntun fún àwọn, àwọn tó bá ní igbá ńlá ńlá ńlá ńlá, àwọn igbá ńlá ńlá ńlá tó lè ti tàjà ńbẹ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń pẹja àti kékeré ni a e mo ti máa ń lọ sódò. Ọgbọ́n oríṣiríṣi la máa ń lò táa máa fi pẹja. Bí i ká máa lo kẹ́míkà, ká máa lo fishing rod, ká máa lo nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n àwọn gbọ́n mi wá tẹ́ pé àwọn ọmọdé a máa so ǹnkan tí ẹja fẹ́ràn mó ara igi, a sì máa ti bọ́nu omi náà. Ẹja náà yóò wá sókè odò, yóò wá fẹ́ gé, yóò wá fẹ́ gé, yóò wá fẹ́ jẹ ǹnkan tó fẹ́ràn la lára igi yẹn, a kò máa fi igi yẹn, a kò, a kò máa fi fa ẹja yẹn kúrò lára rẹ̀ nítorí rẹ̀ mọ́mọ́ bo ye n pa ẹ́

Èmi máa ń kọjú àsìkò ìparí iṣẹ́ pẹ̀lú ìdùnnú nítorí pé mo máa gba owó leave mi, owó ìparí iṣẹ́ mi, èmi àti àwọn mọ̀lẹ́bí mi náà. Owó sì máa gbádùn. So, màá ṣe ètò oríṣiríṣi fún ètò ìparí iṣẹ́ e pe èmi àti àwọn mọ̀lẹ́bí mi. A de le jọ máa náà nítorí rẹ̀ mo máa dáwó púpọ̀ láti ìgbà tí mo ti ṣiṣẹ́ nínú. Owó tí màá ń gbà ní ẹ̀yìn oṣù, mo máa tọ́jú rẹ̀ tó bá yá to bá ti di ìgbà ìparí iṣẹ́. Ẹ̀mi àti àwọn ọ̀rẹ́ rẹ̀ a máa fi dára yá, a máa fi jẹ́gbádùn ara wa.

Èmi ò jẹ́ kí fóònù mi gbóná rárá nígbà kankan. Ẹ̀ẹ̀kan péré ni fóònù mi sì gbóná. Igbana mo Ìgbà náà ni fóònù oun naa tí mo ti bo inu iná, tí bátìrì rẹ̀ ná sì bàjẹ́. Nítorí rẹ̀, mi ò ki n jẹ́ kí fóònù mi gbóná rárá. Tí bá de ti rí pé fóònù mi ti fẹ́ máa ṣe bí ẹni gbóná, máa tètè wá nkan sẹ́ síi. Mo, mo, mi ò ní jẹ́ kó gbóná nítorí àgbóná ju fóònù máa ń ba bátìrì fóònù náà jẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára nítorí wípé mo, mi ò fẹ́ kí ǹkan burúkú tí o dára ṣẹlẹ̀ sí ara mi. Mo máa ń pa àwọn ǹkan tí kò ní jẹ́ kí ẹ̀fọn àwọn ǹkan kan náà, àwọn ǹkan kan mìíràn bẹ́ẹ̀ kó má jẹ mí. Nítorí rẹ̀, mo ma mo máa ń pa àwọn ọ̀ṣọ́ sára, mo dẹ̀ sì máa ń rà lọ́wọ́ ẹni mo sì máa ń rà lágbègbè mi, tí bá dẹ̀ sì ti rà báyẹn, màá pa, tí bá dẹ̀ tí pa, màá ní ìfọ̀kànbalẹ̀ níbi tí ẹ̀fọn àbí ǹkan àwọn kòkòrò tó bá wà, tó bá, tó bá wà ní agbègbè náà mo sì máa ní ìfọ̀kànbalẹ̀. Nítorí rẹ̀, mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára ní gbogbo ìgbà.

Awa ò kí ń máa gba àwọn ímélì àìwúlò. Nítorí wípé ímélì àìwúlò, wọ́n má, wọ́n má wọ́n máa ń gba àsìkò púpọ̀. Emi o dẹ̀ fé kí ń máa lo àsìkò mi ní ìlòkulò ní ìlú gba. Nítorí rẹ̀ mi máa ń gba ímélì wúlò. Àwọn imí to je pé ó lè jẹ́ àwọn tí wọ́n fẹ́ gbà yàn ni wọ́n sèndì rẹ̀ sí yàn. Mi ò kí ń gba àwọn ímélì wúlò. Nítorí rẹ̀ mi ò ṣe kí ń gba. Kò de wu mí kí n máa gba rárárára. Nítorí pé ó lè ṣe ìjàmbá sí àwọn àkáǹtì tí mo máa ń tọ́jú owó mi sí àti, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nítorí rẹ̀ mi ò kí máa ń gba ímélì àìwúlò rárárárárárárárára.

Èmi sì máa ń lo fóònù mi bíi wákàtí márùn sí mẹ́fà. Ìgbà mí, mo máa ń ló bíi wákàtí méje, mẹ́jọ. Ìgbà mí, mi ò sì kí n tàn rárá ní ọjọ́ kan. Ó depend bíi mọ ṣe charge rẹ̀. Ìgbà mí, ó lè má sì ná lórí rẹ̀ kí n má ri charge. Ṣùgbọ́n, mo máa ń sábà tẹ fóònù mi bíi aago bi ìṣẹ́jú mẹ́fà sí méje.

Èmi máa ń ní ìpàdé bí i ẹ́ẹ̀mẹrin sí ẹ́ márùn-ún lọ́sẹ̀ ọ̀sẹ̀. Ìgbà mí ì mọ máa ní bí i ẹ́ẹ̀mẹta tàbí ẹ́ẹ̀méjì. Ṣùgbọ́n nígbà mí ì, mi ò kí ń ní ìpàdé kankan rárá. Ìgbà mí ò sì lè jẹ́ ẹ̀ẹ̀kan. Ṣùgbọ́n mo sábà máa ń ní ìpàdé mẹ́ta tàbí mẹ́rin ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Ọ̀sẹ̀ tí mo wà yìí, mo ti ní ibi ìpàdé mẹ́rin. Ọ̀sẹ̀ tí mo lọ kọjá, mẹ́ta ni mo lọ. Nítorí rẹ̀, ẹ́ẹ̀mẹta máa ń ṣe ìpàdé lọ́sẹ̀ ọ̀sẹ̀ tàbí ẹ́ẹ̀mẹ́rin.

Mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà, mo sì máa ń nù àwọn ọjà, mo máa ń tọ́jú rẹ̀. Tí ọjà mìí bá ti sì ti expire, màá sanù tàbí kí n sún ní iná. Ṣùgbọ́n mo máa ń tọ́jú rẹ̀ dáadáa nítorí wípé mi ò fẹ́ kí àwọn oníbàárà kí wọ́n sọ̀rọ̀ nípa ọjà aìdá tí mò ń tà, àti wípé ẹni tó bá ti ẹni tó bá ta jà aìdá, àwọn agbófinró ti ní pé àwon má fi òfin mú. Nítorí rẹ̀, mo máa ń tọ́jú àwọn ọjà mi dáadáa, màá fi síbi tó yẹ, mi ò kí ń fi síbi tó máa bà.

Rárá o, èmi o kí ń kọ ìròyìn ní ibi iṣẹ́ nítorí wípé ẹ̀yà ibi tí mo wà ní ibi iṣẹ́ mi ò gbà mí láàyè láti máa kọ ìròyìn. Nítorí rẹ̀, àwọn tó wà ní ẹ̀yà míì ní apá ibi iṣẹ́ mi ni wọ́n ti máa ń lọ máa ń kọ ìròyìn èmi ò dẹ̀ sí mọ bóyá máa kọ nítorí wípé èmi ò kọ ìròyìn kíkọ ní ilé ìwé mi. Nítorí rẹ̀, nítorí èmi ò mọ bí wọ́n ṣe ń kọ ìròyìn, mi ò dẹ̀ kí máa kọ ìròyìn ní ibi iṣẹ́ mi. Ṣé ti gbó ṣir?

Bẹ́ẹ̀ni, èmi máa ń kọ, èmi máa ń kọ orin kélé nítorí wípé tí bá kọ orin kẹ́lẹ, orin kẹ́lẹ rí, ó máa ń jẹ́ bí ìdárayá fún mi nítorí rẹ̀ tí bá wà ní ìṣòro kan màá bẹ̀rẹ̀ sí ní máa kọrin kí tẹ̀te gbàgbé ìṣòro yẹn tàbí kí màá gbọ́ orin náà kí n bá lè gbàgbé ìṣòro mi ní kíákíá. Ti bá de fẹ́ ṣe àwọn ènìyàn lálẹjo, mo máa fẹ́ràn láti jẹ́ kí àwọn ènìyàn máa gbọ́ irú àwọn orin náà nítorí rẹ̀ mo fẹ́ràn orin kélé.

Àkókò bíi ọwọ́, ọwọ́ agogo mẹ́fà ni mo máa ń ṣètò agogo, igi, agogo ìjí mi nítorí wípé tí bá mo ṣile lọ gba gbé kí n tó sùn láti ṣe nítorí rẹ̀ mo ti máa, mo ti máa ń ṣe, mo ti máa ń kọ́ pẹ̀lú àwọn ètò nǹkan tí màá ṣe lójoojúmọ́ nítorí pé mi fẹ́, mi fẹ́ pẹ́ dé ibi iṣẹ́ kí n má bà lè gba fáínì tàbí kàn yọ nínú owó ìparí oṣù mi. Nítorí rẹ̀ mo sì máa ń ṣètò agogo ìjí mi ní gbogbo ìgbà mi ò dẹ́fẹ́ kí n lúsí táìmù rẹ̀.

Òwúrọ̀ ǹkan tí mo máa ń ṣe ni òwúrọ̀ ọlọ́. Kọ̀ọ̀kan tí bá ti kọkọ́ jí máa kún lẹ́sẹ̀ gbẹ ibùsùn mi, mo màá gbàdúrà. Tí bá dẹ́ tí gbàdúrà, máa wọnú balùwẹ̀ mi. Tí bá sì ti wọ balùwẹ̀ mi, màá fi omi tó lọ́wọ́ lọ pọn òju mi.

Èmi máa ń lo ìrọrí méjì tí bá fẹ́ sùn. Màá fi kan rọrí mi, mo dẹ̀ má-- mo dẹ̀ má gbé kan síbi apá mi kí màá fi ìwọ̀n bá a papọ̀. Kí ó má jẹ kí òtútù mú mi tí bá sùn lálẹ́. Nítorí rẹ̀ mo ṣe máa ń lo ìrọrí méjì kí òtútù má bà lẹ́ mú mi. Ìrọrí méjì mo máa ń lò ní gbogbo ìgbà. Àkọ́kọ́, a má-- a má jẹ́ kí orí mi-- a má jẹ́ kí orí mi ó dúró rẹwà. Ọ̀kan sì ò ní jẹ́ kí ojú mi rán-- ò ní jẹ́ kí ọrùn máa ro mí ní gbogbo ìgbà. Ọrùn ò ní máa ro mí ní gbogbo ìgbà. Nítorí rẹ̀ mo ṣe máa ń lo ìrọrí méjì. Nítorí rẹ̀ mo ṣe máa ń lò. Mo dẹ̀ fẹ́ràn kí màá lo ìrọrí méjì ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, èmi máa ń wọ ohun ọ̀ṣọ́ láti lè dáàbò bo ara mi láti lọ gbiná ara mi lọ́wọ́ nǹkan burúkú tí ó maá ń ṣẹlẹ̀. Àgàgà tí bá wà nínú ọkọ̀, mo máa ń wọ ohun ọ̀ṣọ́ sí ara mi nítorí pé mi ò fẹ́ kí ǹkan kó bá mi lára tàbí kó bá mi lára jẹ́. Nítorí rẹ̀, màá wọ̀ ọ́ sí ara mi. Nítorí wipé wọ́n ní wípé prevention is better than cure. Nítorí rẹ̀, mo ṣe, mo ṣe máa wọ ohun ọ̀ṣọ́ sí ara mi ní gbogbo ìgbà. Àfi alẹ́ tí bá fẹ́ sùn.

Èmi máa ń lo ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti tayọ̀ sí ara àwọn alábàáṣẹ́ mi pọ̀ nítorí pé tí ìdun bá wà ní ara wọn, wọn máa ṣiṣẹ́ mi dáradára. Wọn ò ní fa iṣẹ́ náà nílẹ̀ nítorí rẹ̀. Mo máa ń lo ọ̀nà oríṣiríṣi bí alawọ̀ kan, bí pé kí n máa ra ǹkan fún wọn, kí n máa bá wọn dápará, kí máa, kí máa, kí máa fún wọn ní ọ̀ro ìyanju nígbà ìgbà tí inú wọn bá bàjẹ́, kí iyè máa fa ìjà láàárín, kí iyè fa ìjà láàárín wọn, kí n máa mú inú wọn dùn, kí, kí De máa fi owó, kí De máa fi owó kún sí àwọn tó, owó ẹyọ oṣù wọn. Àwọn tó bá, àwọn tó bá ṣiṣẹ́ kárakára láti lè gba kí De máa promote àwọn tó bá bá mi ṣiṣẹ́ gidigidi àti wípé kí, kí n máa sọ̀rọ̀ ìgbòyè sí wọn, kí ń jẹ́ kí inú wọn dùn, kí ara wọn yọ̀ pẹ̀lú mi. Mo máa, màá sọ̀rọ̀, màá sọ̀rọ̀ gidi sí wọn, màá bá wọn ra ǹkan àti ọ̀nà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí mo ṣe máa ń tayọ̀ sí ìrá àwọn, àwọn alábáṣeṣẹ́ mi pọ̀ ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀ nítorí wípé ẹni tí ò bá tẹ̀lé òfin, ó ń rí àwọn ìjọba àpapọ̀ àti ìjọba ìbílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ó ń rí wọn fìn nítorí wípé ẹni tí ò bá tẹ̀lé òfin ọkọ̀, ó lè fa accident ìjàmbá oríṣiríṣi tí kò dára sí ara rárá. Ìjàmbá tí ẹ pé kò dára tó máa ń ba tó mú ṣì máa ń mú ẹ̀mí àwọn ẹlòmí lọ àti owó ọtí owó owó púpọ̀ lọ. Nítorí rẹ̀, mo máa ń tẹ̀lé àwọn òfin. Mo ṣì máa ń sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìgbìyànjú sí àwọn tí wọ́n ba àwọn tí wọ́n bá tí wọ́n bá tí wọ́n bá tó wá ń tẹ̀lé ìyára òfin ìyára ọkọ̀ nítorí wípé nítorí wípé mi ò fẹ́ kí wọ́n kó wọ́n máa máa yí kó yí padà, kó sì máa ṣe kó sì máa tẹ̀lé òfin ọkọ̀ yìí lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nítorí wípé mo ṣe care fún ara mi náà, mo ṣe care fún àwọn náà ti mo dẹ̀ fẹ́ kí ìjàmbá burúburú ṣẹlẹ̀ si àwọn náà. Nítorí rẹ̀, mo sì máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀ náà.

Èmi ò kì í máa ń wọ ìbọrùn nítorí wípé èmi ò kì í ṣe obìnrin. Mo dè ní ìgbàgbọ́ wípé obìnrin nìkan ni ó máa ń wọ ìbọrùn. Àwọn ìbọrùn, àwọn ǹkan tí èmi máa ń fí bo àrùn tẹ̀mì ni. Boya kì ń lo aṣọ, àwọn aṣọ fẹ́réfẹ́ ta a máa ń lò nígbà òtútù. Èyí nítorí èmi ò kí ń máa lo ìbọrùn nítorí wípé ọkùnrin ni mí àti wípé kò jẹ́ ǹkan gidi fún ọkùnrin láti máa lò ǹkan tí obìnrin ń lò àti wípé ìbọrùn jẹ́ àwọn, ìbọrùn jẹ́ ǹkan tí mi ò fẹ́ràn púpọ̀ nítorí pé ìbọrùn, àwọn ìbọrùn mí o máa sì máa ń gúnyàn ní ọrùn kò dẹ̀ kí ń jẹ́ kí ẹni tó bá lò ó ní ìfọ̀kànbalẹ̀ àti wípé ìbọrùn kò le, kò le, kò le fáìnì lára ọmọ ọkùnrin àti wípé obìnrin ni wọ́n ni ìbọrun, obìnrin ló dẹ̀ ṣe ìbọrùn fún èmí dè jé ọkùnrin nítorí rẹ̀ mi ò le máa lo ìbọrùn ní gbogbo ìgbà.

Ìgbà tí mo kẹ́yin ko ekọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́ mi jẹ́ bí oṣù méjì sẹ́yìn, nígbà tí ọ̀gá mi fún mi ní àwọn iṣẹ́ kọ̀ọ̀kan kí n ṣe. Iṣẹ́ náà kò yé mi, mo ṣẹ̀ṣe lọ bá ọ̀gá mi kí ọ̀gá mi ṣàlàyé àwọn iṣẹ́ náà fún mi. Ọ̀gá mi dẹ̀ ṣì ṣàlàyé àwọn iṣẹ́ náà fún mi. Ìgbà tó ṣàlàyé fún mi, èmi náà mó.